Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó mọ́ torí pé pípa owó mọ́, ó ti ràn mí lọ́wọ́ gan-an láti ní àwọn àkójọ kọ̀ọ̀kan tí n ti ẹ ní èrò. Ẹ̀mí tún máa ń gba àwọn ènìyàn ní ìmọ̀ràn pé kan máa pa owó mọ́ torí kì í ṣe gbogbo owó tí ẹ̀yan bá ní ló yẹ kí ẹ̀yan máa nàá. Bó bá ṣe wọlé, owó pípa mọ́ ó máa rán yan lọ́wọ́ torí ọjọ́ tí ò bá sá fẹ́rẹ fún ènìyàn nínú ilé, ìdí nìyẹn tí èmi máa fi ń pa owó mọ́. Pàápàá jùlọ, tí mo bá ti gba owó oṣù mi lẹ́nu iṣẹ́ mi, èmi máa ń dá owó yìí sí ọ̀nà méjì. Lóòótọ́, ìnú báǹkì wa ni wọ́n máa ń san owó yìí sí. Mo bá ti dá owó yìí sí orí ọ̀nà méjì, ń kó ìdá kan, ń kó sí inú kóló. Tínú kóló ni, in nile fọ kóló. Ó di ìgbà tí ọdún bá parí kí n tó lè fọ kóló pé mo kó owó jáde. Eléyìí sì ti ràn mí lọ́wọ́ tó jẹ́ wípé ìgbà tí ọdún bá parí ná, àwọn tí mo bá ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tí ti ṣiṣẹ́, wọ́n á san owó fún mi. Ṣùgbọ́n tí mo bá tún fọ kóló mi, àrípé eléyìí yóò tún jẹ́ ọ̀pọ̀ owó sí fún mi yàtọ̀ sí èyí tí wọ́n san fún mi ní ilé iṣẹ́. Nípa ṣẹ bẹ́, mo bọ̀ sọ́jà, ń ra àwọn nǹkan oríṣiríṣi fún àwọn ọmọ mi sì fún ọkọ mi àti ǹkan tí èmi náà nílò náà ni rà sí inú ilé. Eléyìí pípa owó mọ́ ti ràn mí lọ́wọ́ gan-an débi pé ó jẹ́ kí n jẹ́ èèyàn tó, tó tayọ ní àwùjọ. Ẹ̀mí náà ń gbé ohun mèremère ṣe láwùjọ torí wípé kì í ṣe gbogbo owó tí ẹ̀yin bá fi ṣiṣẹ́ ló yẹ pé kí ẹ̀yan fi gbogbo owó náà kí ẹ̀yan fi jẹun. Ná lèmi fẹ́ máa ń sọ fáwọn ènìyàn. Ṣùgbọ́n ìgbà mìíràn tó jẹ́ pé owó ò sá fẹ́rẹ pátápátá pátápátá, tó jẹ́ pé kí ní, in ní ì-- in ni ní ìdánwò kọ̀ọ̀kan ju pé kí n lọ fọ kóló yìí lọ. Ilé yìí á ràn mí lọ́wọ́ láti lo owó. Ìgbà mìíràn gan-an tí ń bá ti rí owó iléwé ọmọ mi san, èyí tí, owó tí mo pa mọ́ yìí, òun ní lọ fààyọ̀ tí ń ṣi fi san owó náà. Pípa owó mọ́ ó jẹ́ ọ̀nà kan tí mo mú máa múlò gan nínú ayé mi torí pé ó ti ba, ó ti dà sí rí bọ̀ mi, kò jẹ́ kó ju o tì mí, kò jẹ́ kí ojú ti ìdílé mi ná torí pé èmi jẹ gbogbo owó tí mo bá ní kọ́ ni mò ń ná ní yàbùyàbù. Òun ló fi owó pa mọ́. Eléyìí sì ti ràn mí lọ́wọ́. Ìyá bàbá mi ló kọ́ mi wípé pé kò dá kí ẹ̀yan máa fi owó pa mọ́ yàtọ̀ sí ti báǹkì, inú kóló, kí ẹ̀yin ra kóló lọ́jà, kí ẹ̀yin ó fi pa mọ́. Bí àpẹẹrẹ ọ̀rẹ́ mi kan mbẹ̀ tó yẹ pé táa bá ti gba owó oṣù báyìí, kí n tẹ́, ó di ọjà ni. Yi ó ní ah òun fẹ́ràn ẹran gan-an, òun ò lè fẹ́ràn ṣeré kí nìkan, àh a lọ ra ẹran. Ó wà dí bí pé wọ́n tó san owó oṣù mi fún wa, kò sí owó lọ́wọ́ rẹ́ mo. A lóun tì ná gbogbo owó tán. Ẹ̀mí a bí pé kí ló fi ówo ṣe? Yi ó lóun kówó lọ sọ́jà. Lóòótọ́ ǹkan tó rà, ǹkan tó nílò nínú ilé ni, kì í ṣe pé kò nílò rẹ̀ nú ilé. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn, ìgbà mìíràn èmi máa ń sọ, gbogbo ǹkan tí ẹ̀yan bá nílò nínú ilé, kọ́ lé eyan ń rà. Tí ó bá sówó tó fẹ́ fi ra nkọ́ ṣe ó pa ara rẹ ni? Ó ṣá nílò jígbé lọ́jà. Ṣùgbọ́n ọ̀rẹ́ mi yìí kì í gbọ́. Ìgbà tí ó ti ṣe lẹ́meeji lẹ́ẹ̀mẹta torí wípé òfuutu bàa ń tẹ́ lọ́wa ń bẹ, òun náà ti bẹ̀rẹ̀ sí ní pa owó mọ́. Ìjẹta ló ń sọ fún mi wípé, "À pi pa owó mọ́ ó dáa o." pé kò dá, òun ní tẹ̀síwájú, òun lè ra ǹkan, òun lá-- èè, òun lè ra ǹkan oríṣiríṣi nínú ilé. Ẹ̀mí feeran kí ènìyàn kò máa pa owó mọ́ torí pé ǹkan tí èmi náà yan láyọ̀ ni nínú ayé mi.

Ẹn, bí mo ṣe máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ó pín sí ọ̀nà oríṣìíríṣìí. Torí àwọn oníbàárà mi wà tó jẹ́ pé wọ́n ṣẹ̀ wá fún ìgbà àkọ́kọ́ ni. Èmi máa ń bá wọn sọ̀rọ̀ àti èyí tó ti wá tẹ́lẹ̀, àti èyí tó ti wá fún ìgbà àkọ́kọ́, èmi máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìtẹríba àti kí àlàáfíà kó lè jọba. Èmi tó máa ń di ọjà fún wọn. Pàápàá jù lọ, àwọn oníbàárà tó jẹ́ pé wọ́n ti máa ń bá mi rajà tẹ́lẹ̀, bí mo ṣe máa ń ṣe sí wọn, wọ́n ti ya ti mọ wá ara wa. Ìgbà mìíràn gan, àwọn oníbàárà mi ó ran ẹ̀yàn wá ni, wípé kó wá gba ọjà torí ǹkan tó ń bá fẹ́ wọn ti bá mi sọ tàbí pé wọ́n fi ránṣẹ́ sí mi lórí fóònù ìpètọ́. Ǹkan tí awọ́n fẹ́ lélẹ̀ yí o, àwọn ń ran ọmọṣẹ́ wá ni o. Irú nǹkan báyìí a rí pé a ti mọ wá ara wa. Wọ́n ti mọ bí à ń ṣe ń bá ara wa lọ. Wọ́n ti gbàgbọ́ nínú mi, èmi náà ti gbàgbọ́ nínú wọn. Bí mo ṣe máa ń bá wọn ṣe, wọ́n rí pé òótọ́ wà lẹ́nu mi, èmi náà rí pé òótọ́ wà lẹ́nu wọn. Bá ti rán ẹ̀yàn wá ní kété ni í fún ẹni ẹni ọjà kó mú lọ fún wọn ní ìsọ̀ tí wọ́n lè ríta. Torí ọjà tí èmi ń ta, ọjà ẹyin òdidi-òdidi ni, èmi ń ta ẹyọ-ẹyọ. Ìgbà mìíràn oníbàárà mi bí èyí tó ti ń bá mi rajà tẹ́lẹ̀, ó tún máa ń fi-- ó tún máa ń mú oníbàárà mi wá tó jẹ́ pé ẹni ni ó ṣẹ̀ bá mi rajà fún ìgbà àkọ́kọ́ ni. Oníbàárà mi ti tẹ́lẹ̀ àti rò. Béèyẹn báyẹn náà tó bá wá ní kété tó bá ti dé ní ṣe dáadáa síi. Ààh, kí lẹ́fẹ́ bẹ́ẹ́bẹẹ́ bẹ́ẹ́bẹẹ́ bẹ́ẹ̀ lọ. Irú bí èmi ṣe máa ń bá wọn ṣe ni ìyẹn. Tí oníbàárà mi tó ń bá mi rajà tó bá ní àṣeyẹ tó sọ fún mi, èmi ó lọ. Èmi ó di dandan kí n lọ torí oníbàárà mi ni. Tí ò bá sí òun, èmi yóò ní rí ọjà ta àti pé a ti mọ wọ́ ara wa lóríṣìíríṣìí. Mo ti mọ irú èèyàn tó jẹ́, ó ti mọ irú èyán tí èmi náà jẹ́. Tí èmi náà bá sì ń ṣe nǹkan, gbogbo àwọn oníbàárà mi lè máa pé ìpé kí wọ́n wá bá mi ṣe nǹkan torí pé mò ń ṣàjọyọ̀, màá pè wọ́n sí i, wọ́n á bá mi torí pé mò ń ṣe ìnáwó. Mo bá sì máa ṣọ níbi ìnáwó náà, màá fi lọ̀ wọ́n wípé èmi tẹ̀ẹ́ máa bá wọn ṣàwàdà wípé pàápàá jù lọ ìgbà tí ọmọ mi ń lọ sí ilé ọkọ, tí mo mú aṣọ, mo sì ń bá wọn ṣàwàdà wípé ó di dandan, kò sí oníbàárà mi tí ò ní ra aṣọ. A rí pé láti ibẹ̀, wọ́n ra aṣọ, wọ́n ra gbogbo àwọn èyí tó rà fún ọkọ, wọ́n náà ra fún ọkọ wọn. Gbogbo wọ́n wá tún fún mi lẹ́bùn. Bẹ́ẹ́ náà ni èmi náà máa ṣe pẹ̀lú wọn. Ána bá ń ṣàjọyọ̀, màá lọ síbi ibẹ̀, màá fún wọn lẹ́bùn. Kó lá sí oníbàárà mi pé yà mo ti búwẹ̀ ó ti ṣe díẹ̀, tójẹ́pẹ́ mi búwẹ̀ ẹ̀ rárá rárá rárá rárá. À, màá pè lórí, ẹ́hìn, fóònù àgbéká wípé bú òun ni. Ó ti ṣe díẹ̀ tí mo búwẹ̀ ṣé ò sí yọ̀nù. Màá bèrè àlàáfíà rẹ̀ bí èmi ṣe máa ń ṣe náà nìyẹn. Tí wọ́n bá sì ń sọ ọdún, bóyá oníbàárà mi, bí ó bá jẹ́ Mùsùlùmí ni, tó bá jẹ́ àsìkò tó n ó sọ ọdún. Ṣé ẹni náà ó ń pè irú oníbàárà bẹ́ẹ̀ ní kí wọ́n kú ọdún. Àwọn èyí tí ó gbòǹjẹ wá ó gbòǹjẹ wá. Àwọn èyí tó sì fi ẹ̀bùn ránṣẹ́ sí mi bẹ́ẹ́bẹẹ́ bẹ́ẹ́bẹẹ́ lọ. Tí oníbàárà mi, èmi náà bá sì jẹ́ Krìstẹ́nì àbí àwọn ẹlẹ́sìn àbáláyé, bẹ́ẹ́ náà ni í ṣe ṣe sí wọn. Kì í kí wọn kú ọdún. Béèmi náà bá sì ń sọ ọdún bẹ́ẹ́ náà làwọn náà máa ṣe sí mi. Àárín èmi àti àwọn oníbàárà mi ò dùn gan ni torí èmi máa ń mọ̀ bí mo ṣe ń gbọ́ ọ̀rọ̀ kalẹ̀, mo sì máa ń tẹríba fún wọn. Yálà ẹni ní ìdàgbà jú mi lọ ni kò dàgbà jú mi lọ ni torí bí ọjà títa, kò sí àgbà, kò sí ọmọdé. Iwà, iwà èèyàn náà ni àwọn èèyàn máa ń wọ́ níbi ọjà títa. Tójẹ́ pé tó bá ti ní ìtẹríba, wọ́n ò ní yà wá sọ́dọ̀ ẹ wá ba ẹ rajà.

Bí mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ayárábiàsá mi kì í ṣe ọ̀nà kan tó le rára torí èmi gege bí ènìyàn la lákọ́kọ́ ná. Mii fẹ́ kí ẹ̀rọ ayárábiàsá mi kó bajẹ mọ́ mi lọ́wọ́, dípò pé ìn máa gbé lọ sí ilé àwọn tí yóò tún un ṣe fún mi torí àwọn ènìyàn, àwọn ènìyàn kọ̀ọ̀kan wà toje pé wọ́n ti lọ ìlú mìíràn láti lọ kọ́, bi won se ń tún ẹ̀rọ ayárábiàsá ṣe. Ẹ sì mọ̀ pé láyé yìí bí èèyàn ṣe mọ iṣẹ́ ó yàtọ̀ síra. Èmi ní èèyàn tó jẹ́ pé tí mo bá gbé iṣẹ́ fún, bí ẹ bá ṣe ni ó ṣe, náà ni ó ṣe ṣe, a ṣe dáadáa. Pàápàá jù lọ èmi gẹ́gẹ́ bí ènìyàn kan, ẹ̀rọ ayárábiàsá mi kìi dìí dìi bàjẹ́ torí ká ní bí àpẹreẹ, mo ra ẹ̀rọ ayárábiàsá ní ọdún yìí, igbá ti á ba fi rí ọdún tó ń bọ̀, si ọdún ìbẹ̀rẹ̀ ọdún kejì, èmi ó rí pé mo pàrọ̀ rẹ̀ torí èmi ò fẹ́ràn kí ẹ̀rọ ayárábiàsá mi kó máa pẹ́ púpọ̀ ní ọwọ́ mi torí ó lè fa ìdíwọ́ fún iṣẹ́ mi nígbà mii torí ẹ̀rọ ayárábiàsá mi ó jẹ́ bí ẹrin ṣẹ́ fún iṣẹ́ tí èmi ń ṣe torí òhun mo máa ń fi bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Ọ̀ja eyi tí wọ́n bá fẹ́ orí rẹ̀, wọ́n ó fi, ni won ó fi ránṣẹ́ sí mi lórí íńtánẹ́ẹ̀tì. Tí ẹ̀rọ ayárábiàsá ń jẹ́ kí ẹ̀rọ ayárábiàsá kó pẹ́ lọ́wo mi pé kí n kúkú tà á ni owó tó da. Ìgbà tí, nígbà pé ara ẹ ṣì tuntun, kò sí nǹkan kan tí ó ti ṣe, kò kàn sọ̀rọ̀ dáadáa mọ́ ni, bẹ́ẹ̀ ni mo tà á. Pàápàá jù lọ ọ̀rẹ́mi kan náà wà toje pé ìgbà tí ẹ̀rọ ayárábiàsá rẹ̀ tó ní iyonu, èmi ò tiẹ̀ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Èmi pè wipé mí o gburo ẹ, ni wọ́n bá ní ọkọ ẹ ló wá padà, a wá rira lo wa sọ fún mi pé ẹ̀rọ ayárábiàsá ìyàwó òhun, iyen ọ̀rẹ́ mi, wípé òhun ló ní iyonu tí ń fi gbúro rẹ láti ipase be mo mú lọ síbi tó ti le tún ṣe. Igbá ti a sì mú dòdò ọkùnrin yìí nise ló tún un ṣe dáadáa. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èmi fẹ́ kí ẹ̀rọ ayárábiàsá mi kó pẹ́ lọ́wọ́ mi dipò pé ìn máa kojú ìṣòro ni ojú rẹ̀. Èmi ò fẹ́ rí irú nǹkan bẹ́yẹn rárá rárá. Pàápàá jù lọ àwọn ayárábiàsá mii tí wọ́n ṣe láyé ìsín kò dá torí pé kìi pẹ́. Ti e bati rà báyìí tẹ fi síbi ino ijọba pé kí iná wà lórí ẹ kì ẹ le ri ú. Ṣé là máa gbóná foo? A máa gbóná foo, ẹ máa wo pe à kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀?" Bẹ́ẹ̀ ni irú ẹ̀rọ ayárábiàsá kọ̀ọ̀kan ló ṣe rí. Irú ẹ̀rọ ayárábiàsá yẹn a rí wípé owó rẹ̀ e pọ̀ nínú òwe. Irú nǹkan báyen kò sì dáa kí ẹ̀rọ ayárábiàsá kó máa gbóná. A rí wipé ìgbà, kò sí nǹkan tí ó, àti èyí tó lẹ́mi àti èyí tí ò lẹ́mi, kò sí nǹkan táń lọ tí ò fẹ́ràn ìsinmi. Wọ́n o ni ká gbé ká ilẹ̀. Kí emi fi síbi ti tá tẹ́gùn wá ká tẹ́gùn fẹ́ síi. Ti atẹ́gùn bá fẹ́ sí i, èèyàn lè máa lo lóòlo torí pé kò dáa kó máa gbóná. Tó bá ń gbóná, ìbẹ̀rẹ̀ bí bá jẹ́ rẹ̀ kò ju bẹ́yẹn náà lọ. Tojẹ̀ pé gbogbo ìgbà èèyàn ó máa lò ó, ó máa máa gbóná. Tí ó bá ti gbóná èèyàn ò ní fi ká lè. Tí ó bá ti gbóná èèyàn ò ní fi ká lè. Irú nǹkan báyen kò bójú mu.

À, bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ o. Ago ọwọ́ jẹ́ nǹkan tó jẹ pé mo fẹ́ràn gan-an ni. Èmi ẹ fi ṣeré tí mo bá ń jáde kúrò nínú ilé, èmi máa ń wọ ago ọwọ́ torí èmi ò fẹ́ kí ọwọ́ mi kó kẹwà lásán kó má sin nnkan kan níbi ibẹ̀ àti pé bí èèyàn bá béèrè ìye àgo tó lù lọ́wọ́ mi, èmi ò fẹ́ lè mú fóònù mi jáde pé a kí n sẹ máa tú fóònù mi kí a má tẹ ojú ẹ kí a máa wọ ago fún irú èèyàn bẹ́ẹ̀ yẹn. Kétẹ́ tí mo bá ti lo ago ọwọ́ pé èèyàn béèrè, bí èèyàn béèrè èmi, èmi máa lo ago ọwọ́. Àti pé ago ọwọ́ jẹ́ nǹkan tó máa ń bùkún ẹwà ènìyàn, na lẹ mi tun fi fẹ́ràn rẹ̀ torí tí èèyàn bá múra, yála ọkùnrin ni obìnrin ni tí èèyàn bá múra tán tí ẹyan lo ago ọwọ́, ago ọwọ́ á tú bùkún ẹwà èèyàn, ìyó tún dùn wò kì kan ṣé pé ọwọ́ eyan o kan wà. Bẹ́ẹ̀ yẹn yí pé a kò sí nnkan kan a kan ṣo fò. Èmi fẹ́ràn ago ọwọ́ débi pé mo ní ní oríṣiríṣi, mo lèyí tí mà ń lò, tí mà ń lò lọ sílé ìtajà mi, mo lèyí tí mo máa ń lò lọ sílé ìjọsìn lọ́jọ́ ìsinmi ní gbogbo ìgbà, mo lèyí tí mà ń wọ̀ lọ só de àríyá, mo lèyí tí mà ń wọ̀ jáde pé a kí n kẹ́ lọ ṣeré ní ìgboro, mo lèyí tí mo máa ń lò bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ lè mi máa ń lo àwọn ago ọwọ́ mi torí pé èmi tó máa ń gbà àwọn ọ̀rẹ́ mi níyànjú pé kí wọ́n máa lo ago ọwọ́ gẹ́gẹ́ bí obìnrin ó nílò láti máa lo ago ọwọ́, nǹkan tó dáa gan-an. A tún mú kí be èyàn ṣe rí, a tún dùn wò díẹ̀ sí ní àwùjọ torí jẹ pé àwọn ọmọ mi gan múra ago ọwọ́ fún mi tí wọ́n máa ń lò lóríṣiríṣi. Ọkọ mi náà máa ń lo ago ọwọ́ torí ọkọ mi ó fẹ́ràn ago ọwọ́ gan. Nǹkan tó dára nítorí ìgbà mìíràn tí èèyàn bá lò ó tún máa ń bùkún ẹwà ọwọ́ èniyàn bí eyan o ṣe rí, ìyó tún dùn wò ní àwùjọ. Èmi ò fẹ́ kí èèyàn kankan máa jáde kó máa rìn kó máa lu ago ọwọ́ sí ọwọ́ rẹ̀. Èmi tó máa ń gbà àwọn èèyàn níyànjú pé kí wọ́n máa ra ago ọwọ́ torí ìgbà mìíràn ago ọwọ́ jẹ́ bí nǹkan to je pé bí owó bá sá fẹ́rẹ nílé fún èèyàn, èyín lè sáré tà kí ẹ fi ṣe nǹkan tí ẹ bá fẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni èmi ṣe máa ń gbà àwọn èèyàn níyànjú àti pé àwọn ẹlòmí wà tó jẹ pé ó ní tí wọn bá lo ago ọwọ́ wi pé ọwọ́ àwọn ò máa yún àwọn, wi pé àwọn ò lè lò ó torí pé ọwọ́ máa yún àwọn. Ẹ̀mí máa rò pé tọ̀, irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn a yàtọ̀ síra. Àwọn ẹlòmíràn wà tó jẹ pé bí èmi bí alápẹ̀rẹ̀ tí mo bá lò ọwọ́ èyun mi, ẹlòmí o wà ó ní tó ń bá lò ọwọ́ yun oun, irú àwọn èèyàn bẹ́ẹ̀ a lè dá wọn lẹ́bi torí pé ó ní bí nǹkan ṣe máa ń ṣe èèyàn lára dúró àwà lọ. Èmi fẹ́ràn lílò ago ọwọ́ nígbà gbogbo, pàápàá jùlọ tí mo bá ń lọ sílé ìtajà mi, èmi máa ń lò.

Rárá, bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ mi ó pín sí ọ̀nà oríṣìíríṣìí. Àkọ́kọ́ ná, èmi e ṣe ènìyàn tó jẹ́ pé bí ẹni tó ní àwọn òṣìṣẹ́ lọ́lọ́kan ọ̀jọ̀ọ̀kan, tó jẹ́ pé mo máa ń fi ọ̀kan jù à darí àwọn òṣìṣẹ́ mi. Èmi e ṣe ru ẹyan bẹ́. Yálà ọkùnrin ni àbobìnrin ni, ó ní bí mo ṣe máa ń darí wọn lọ́tọ̀ọ̀tọ̀. Àkọ́kọ́ ná tó bá jẹ́ obìnrin, èmi fẹ́ kí òṣìṣẹ́ mi tó jẹ́ obìnrin kó máa múra dáadáa, kó bu gbogbo aya rẹ̀ kó tó wá ilé iṣẹ́ mi. Torí mi i fé ǹkan tí ó ṣẹlẹ̀ tí ó jẹ́ bíi pé, à ẹni yìí tó jẹ́ ọkùnrin ó ń wò mí àbí bó ṣe ń wò mí, ọ̀gá mi i fé. Ehm, rárá, tó bá ti múra dáadáa, kò sí òṣìṣẹ́ ọkùnrin tí ó fojú tẹ́mbẹ́lú òṣìṣẹ́ obìnrin. Lálákọ́kọ́ ná, èmi ò fẹ́ràn kí àwọn òṣìṣẹ́ mi kọ n máa jà torí wipé èmi ò fẹ́ ìjà ní ibi iṣẹ́ mi. Mo máa ń fẹ́ kí àwọn òṣìṣẹ́ mi kọ n wà ní ìsọ̀kan. Pápá jùlọ tó bá di àsìkò ọdún, yálà ọdún Krisìtẹ́nì ni, Mùsùlùmí ni, tó bá ti di àsìkò ọdún, òṣìṣẹ́ mi kọ̀ọ̀kan ni mo máa ń fún ní ẹ̀bùn, mo máa ra aṣọ fún wọn. Tọkùnrin, màá ra aṣọ ọkùnrin, tó obìnrin, màá ra aṣọ obìnrin. Pápá jùlọ ìgbà mìíràn, mo máa ń fẹ́ kí àwọn òṣìṣẹ́ mi kọ ṣe àǹkóò aṣọ tó jẹ pé èmi náà ó dè bá wọn ṣe àǹkóò aṣọ. Lá gigbé ìgbé sí ayé yìí tí mò ń ṣe yìí láàárín àwọn òṣìṣẹ́ mi, ó ti mú ìwà ìsọ̀kan sárin wọn tó jẹ́ pé wọ́n ní ìtẹríba fún ara wọn. Èmi náà ní ìtẹríba fún àwọn òṣìṣẹ́ mi torí pé àwọn ẹlòmíì wà tó wà láàrín àwọn òṣìṣẹ́ mi tó ń jù mi lọ. Kì í ṣe pé torí tí mo rò pé èmi lọ̀gá àbí emi mo ni ilé iṣẹ́ kí máa fi ojú tẹ́mbẹ́lú wọn àbí kí máa wò wọ́n wòkùwò torí pé mo ni owó. Rárá, èmi e ṣe bẹ́. Mo máa ń tì àwọn òṣìṣẹ́ mi ní ohun gbẹ́lẹ̀ ńkẹ́, mi ò fojú burúkú, mi ò fi wò wọ́n, mi ò sì fi tẹ́mbẹ́lú wọn. Ọ̀nà mìíràn ni wipé tí òṣìṣẹ́ mi kan bá ní fẹ́rẹ̀ ìrànlọ́wọ́ látọ̀dọ̀ mi, èmi máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn òṣìṣẹ́ mi. Ìgbà mìíràn gan òṣìṣẹ́ mi ò ní sọ, ṣùgbọ́n ẹ mọ̀ ẹ̀rẹ̀ arán ara ni gbogbo wa. Kò di ìgbà tí o bá sọ̀rọ̀ mi ní ìgbà mìíràn, kò tó mọ̀ pé ẹni yìí, à ó fẹ́ran ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ rẹ àbí ó needi ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ọ̀gá. Mo bá ti rí ìwà sí ènìyàn, mo ti mọ̀ nǹkan tó ṣe é, mo ti mọ iru ìrànlọ́wọ́ tó fẹ́, èmi máa n ṣe ìrànlọ́wọ́ fún àwọn òṣìṣẹ́ mi lóríṣiríṣi. Pápá jùlọ ó ní àsìkò kan tó jẹ́ pé òṣìṣẹ́ mi kan ó fẹ́ sanwó ilé rẹ̀ tó jẹ́ pé ẹni tó ni ilé ó ti fẹ́ lé e jáde. À mo ní rárá o, èmi ni mo bá san owó ilé òṣìṣẹ́ mi nígbà yẹn lọ́hùn torí a ò lè máa bá mi ṣiṣẹ́ kí ẹni tó ni ilé kó lé o jáde. Rárá, èmi á san. Kì í si ṣe pé màá yọ kúrò níbi owó iṣẹ́ rẹ̀. Rárá, mo ṣe é látọ̀kan mi, mo fi tá lọ rẹ̀ ni. Èmi máa ran àwọn òṣìṣẹ́ mi lọ́wọ́. Ìgbà mìíràn ẹ̀lomi olóhùn fẹ́ lọ ilé ìwé sí, màá rán an lọ́wọ́ tó bá ti lọ. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé èmi náà ti mo un ṣe, mi ò mọ̀lá, mi ò mọ bí táwọn ọmọ tẹ̀mi na ó de.

Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ó pọ̀ gan, torí pé èmi gangan bí ẹni tó ń tajà tó ní ọjà, mò ń gbìyànjú pé ní ọjọ́ iwájú kí n ní àwọn ilé ìtajà mi káàkiri ìlú kọ̀ọ̀kan. Ìlú kọ̀ọ̀kan lágbàyé ni ibi tí mò ń, nǹkan tí mò ń gbé lérú nìyẹn. Àkọ́kọ́ náà mò ń gbé lérú pé kí n ní ilé iṣẹ́ títè mi tí mò ń dá nǹkan sílẹ̀. Eléyìí tó jẹ́ pé mi ò ní láǹfààní láti sọ níbí torí orí íńtánẹ́ẹ̀tì ni a wà. Kí emi náà ní ilé iṣẹ́ tèmi tó jẹ́ pé nǹkan tí mò ń ṣe èmi, nǹkan tí mò ń tà èmi ni mò ń ṣe fúnra mi láti ilẹ̀. Nípa aṣẹ́ bẹ́ẹ́, màá ní, ọjà mi á gbèrú síi, màá mọ àwọn èèyàn síí, èmi náà di olówó ma dolokiki. Àwọn èrò mi fún ọjọ́ iwájú nìyẹn. Àti pé fún ọjọ́ iwájú, mò ń pinnu pé àwọn ọmọ mi, àwọn ọmọ mi sì wà ní ilé ìwé, ẹ́ ẹ̀yin kékeré báyìí. Ìgbà tí ó bá fi di jọ, ko to dọjọ́ iwájú, mo fẹ́ rán wọn kó wà ní òkè òkun. Ìpinnu mi nìyẹn. Kí àwọn ọmọ mi, kó mọ, kó lọ University ní òkè òkun. Kí èmi àtọkọ̀ mi tó jẹ́ pé à, bá bá ti ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tò ti rẹwà, a lè, àwa ní a lè rìnrìn àjò lọ sí òkè òkun. Àwọn ìpinnu mi, ìpinnu tí mo tún ní ni pé ní ọjọ́ iwájú, ní kété tí mo bá ti ń ṣe ọjọ́ ìbí, yálà ẹ mi ni, ọkọ mi àbi ọmọ mi, mo fẹ́ máa kó àwọn obìnrin jọ, pàápàá jùlọ àwọn obìnrin tó wà nínú ópó tó jẹ́ pé wọ́n ti, ọkọ wọn ti kú, irú nǹkan báyẹn. Mo fẹ́ máa pín ẹ̀bùn fún wọn, kí n fi lè rán wọn lọ́wọ́. Àwọn tó bá fẹ́ ṣe nǹkan, bóyá wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọjà títà, màá lè rán wọn lọ. Àwọn èrò mi nìní. Ikeji tí mo tún fẹ́ ṣe, èyí tó jẹ́ pé mò ń tìń ṣe báyìí ṣùgbọ́n bí owó ṣe sá fẹ́rẹ́ die lọ́wọ́ mi, mi ò ní ore ọ̀fẹ́ láti ṣe mọ́ báyìí torí owó ná. Ǹkan yen ni pé gbogbo osuosu, ilé àwọn alábẹ́ mà lọ máa bẹ àwọn èèyàn wò nílé ìwòsàn torí pé ayé ìsinyìí, ayé gbẹ́gẹ́ o. Àwọn èèyàn need iràn lọ́wọ́ gan an lọ́tunlọ́sí. Ìgbà mìíràn gan báyìí máa kọ́wó báyìí. Tíeeyan bá béèrè ǹkan lowo mi ini e, ṣé èmi náà ò lo ń béèrè ǹkan lowo mi báyìí? Tó bá mọ nǹkan tí èmi gan dojúkọ, iwọ́ gan lákọ́kọ́ ṣàánú mi ṣùgbọ́n ṣé ẹ mọ̀? Tí àwọn èèyàn bá rí èèyàn, wọ́n máa wò ó mọ̀, pé ènìyí ní àbí báwo ni kí àwọn béèrè rán lọ́wọ́? Ẹlòmíì lọ, tí ẹ bá ní à, ẹ̀yin ò ní nǹkan báyìí, a máa wò ó pé bóyá ẹ̀ fẹ́ ṣé ni. Tí ó sì rí bẹ́ẹ́, ṣé ẹni tí ó ti gbọ́ òkú kátà rẹ̀, iná ni ó mọ́ pọ tẹ́ni ẹlẹ́ni. Àwọn èrò mi lọ́jọ́ iwájú nìyẹn. Torí pé mò ń sì ń gbàdúrà sí Lẹ́dùwà kí Lẹ́dùwà ó fi ààyè gbà mí láti jẹ́ kí gbogbo ẹ wá sí ìmúṣẹ torí èmi gẹ́gẹ́ bí ènìyàn, mo fẹ́ràn láti máa fún àwọn èèyàn ní nǹkan gan. Èmi kí ṣe pé bóyá ó dìgbà tí èèyàn bá mí ní púpọ̀, rárá. Nínú díẹ̀ tí èèyàn ní, kí èèyàn fún àwọn èèyàn. Nípa aṣẹ́ bẹ́ẹ̀ tí mò ń sì máa ń ṣe, mo rí pé àkókò tí mo bá fá àwọn èèyàn ní nǹkan, Ọlọ́run máa tẹ̀ mí síwájú. Mo máa ra àánú gbà ní ibi kíbi tí mo lọ. Iṣẹ́ mi a tó o. Nà ní inú mi fi máa ń dùn. Ìyálọ́bìnrin ni o. Ó jẹ́ Mùsùlùmí ni o. Ó jẹ́ onígun ni o. Elẹ́sìn gbílé ni o. Ko sá ti gba, ìgbà tó sá ti jẹ́ nínà, èmi fẹ́ kí màá rin àwọn èèyàn lọ́wọ́. Àwọn iṣẹ́ òjọ́ mi fún ọjọ́ iwájú náà nìyẹn.

Rárá o, mi ò kọ ìròyìn níbi iṣẹ́ mi. Ṣé ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí ìròyìn kíkọ kì í ṣe nǹkan tí èèyàn dídí pé à, torí pé mo ti jẹ́ ènìyàn tí mo ti lọ ilé ìwé, mo fẹ́ bẹ̀rẹ̀ síí kọ ìròyìn. Rárá o, ìròyìn kíkọ ó ní àwọn ìpésẹ́ lẹ́sẹ lẹ́sẹ tí èèyàn bọ̀ lọ tẹ̀lé. Iná ni wípé láyé ìsín yìí, ilé ìwé ìròyìn kíkọ ti wà tó yẹ pé kì í ṣe èèyàn rin pé à, a kẹ́ bẹ̀ lù ú bí nǹkan. Wa kọ́kọ́ lọ sí ilé ìwé náà kó tó ní ìwọ bẹ̀rẹ̀ síí kọ ìròyìn kíkọ. Ilé ìwé tí èmi sì lọ, ilé ìwé business, ẹ́, iṣẹ́ business ni. Kára kata, èmi ò mọ̀ mọ́ ṣé ń kọ ìròyìn kíkọ. Ṣùgbọ́n ní ibi iṣẹ́ mi, iṣẹ́ ìjọba, a ní àwọn èèyàn, a gbà àwọn èèyàn sí irú ọ́fíìsì bẹ́ẹ̀ tó jẹ pé àwọn ń kọ ìròyìn. Ǹkan tó bá ti ṣẹlẹ̀ bóyá ní òkè òkun, ní ọ̀dọ̀ àwọn ọ̀gáa wa pátápátá, àbí èyí tó ṣẹlẹ̀ ní abúlé, èyí tó àwọn ibi tí a ti ń ṣiṣẹ́, àwọn elékà jeka wa, àwọn ilé, àwọn ẹni yìí, àwọn máa ń gbé ìròyìn yìí tó máa ń kọ. Kì í ṣe èèyàn bákan lákẹ́ẹ̀dín òun o, òun bẹ̀rẹ̀ síí kọ ìròyìn kíkọ. Bá sì kọ ìròyìn ní ibi iṣẹ́ títe èmi kó tó gbé jáde, bóyá lórí rédíò àbí lórí tẹlifísàn, wa kọ́kọ́ lọ gbe fún ọ̀gá. Ọ̀gá ó wò ó, torí ń gba ìròyìn imi, ó lè jó ọ́tọ́. Ọ̀gá ò ní kọn yọ kúrò torí ìròyìn bẹ́ẹ̀ kò ṣe é fetí gbọ́. Bóyá ọjà tí a tà fún e eniyan, bóyá kò dá, ẹ̀hen, àbí bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ kọjá kan dé, wọ́n á ní ká máa ti tàá. Bóyá níbi ìròyìn yẹn wọ́n á sọ pé, à, ọjà tuntun ti dé o, ẹ̀yin, ẹ̀yin, ẹ́, oníbàárà wa, ẹ lè wá rajà báyìí. Irú ìròyìn bẹ́ẹ̀, ọ̀gá ò ní pọn yọ kúrò torí pé àwọn ò fẹ́ ìrù, ìrù ìròyìn bẹ́ẹ̀. Àti pé ṣe ẹ rí àwọn iṣẹ́ ìròyìn kíkọ, kì í ṣe iṣẹ́ tó yẹ pé èèyàn kan bẹ́ sí o, torí pé àìmúyá ń tún kọ ìròyìn láyé ìsín tó ẹ̀gbẹ́. N won ti pa àwọn dànú torí iṣẹ́ wọn yìí. Ẹ mọ̀ pé, a sì rí i ni iṣẹ́ ìròyìn kíkọ. Ǹkan mi nbe tó yẹ pé wọ́n ó rí wọ́n ni. Tí wọ́n bá ti rí pé à, ẹni lágbejálágbejá, orúkọ rẹ̀ báyìí, ó ti rí ìròyìn yìí wípé à, ó sì ti fẹ́ gbe lọ rédíò àbí lórí tẹlifísàn wípé kó gbe síí, kó máa kà á, wọ́n á pa ẹni mìí danù. Wọ́n bá pàdánù ẹlòmíràn tí ó ti pàdánù ohun oríṣìíríṣìí àwọn tó ń nífẹ̀ẹ́ ẹlòmíì. Bíi ọ̀rẹ́ mi kan tó ń kọ ìròyìn tẹ́lẹ̀, ó pàdánù ìyá rẹ̀ lórí iṣẹ́ ìròyìn kíkọ yìí torí pé wọ́n kìlọ̀ fún un wípé à, ǹkan tó ń kọ yìí má gbé sáféfé, má jáwọn èèyàn gbọ́ bẹ́bẹ́bẹ́bẹ́ kò gbọ́. Wọ́n pa ìyá rẹ. Ìgbà tó yá, wọ́n pa ọkọ ẹ̀. Bíi ẹ̀bẹ̀ẹ̀bẹ̀, bẹ̀bẹ̀ẹ̀bẹ̀ lórí. Àti pé ilé ìjọba láyé ìsín yìí, àwọn ijoba ò wá ẹni tó fòótọ́ mọ́ o. Wọn ò fẹ́ ẹni tó fòótọ́ tó ń kọ ìròyìn. Ǹkan tí wọ́n bá ti sọ fún wọn, iná lò ó kọ́. Kì í ṣe pé ǹkan tó rí pé ó jẹ́ ìròyìn, kò fẹ́ kọ fún rẹ̀. Iná ni wípé kí ni ìjọba ni ó sọ ǹkan tí wọ́n ò fẹ́ kó gbé sáféfé. Bẹ́ẹ̀ ni ilẹ̀ ayé ìsín yìí, ó ti dàkọ́ lọ́wọ́ Òṣà ẹnù wa ni.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń fò àti pé ṣé ẹnìkan wà láyé yìí tí ò mọ̀ bí a ṣe ń fò ni. Yálà a, tó jẹ́ ènìyàn tí elédúa dá sórí ilẹ̀ ayé, kò s'ẹni tí ò mọ̀ bá ṣe ń fò. Ó kan jọlá pé ọ̀nà oríṣiríṣi náà là ń gbà láti máa fò. Ọ̀nà àkọ́kọ́ ni pé torí pé èmi jẹ́ ẹnìkan tó jẹ́ pé láti ìgbà tan tí bí mi tí mo wà ní kékeré, ni mo ti máa ń fò fún súkù mi, ilé ìwé tí mo lọ. Náà lèmi ti máa ń fò. Ó tún á jẹ́ ǹnkan tó yẹ wí pé ó mo mi lára títí tí mo fi lọ ilé ìwé gíga, tí mo fi parí fáṣítì, tí mo tún fi lọ ilé ọkọ. Ojoojúmọ́ lẹ̀mi máa ń fò, èmi gẹ́gẹ́ bí ènìyàn torí pé ọ̀nà fífò ó jẹ́ ọ̀nà kan t'èmi máa fi ń jẹ́ kí ara mi kó dá ṣakáṣaká, kò ní sì para n ro mí ẹ̀ n lèrìn n lẹ̀. Rárá, èmi e ṣe irú éeyàn bẹ́ẹ̀. Náà ni mò fi máa ń gbà àwọn ọ̀rẹ́ mi náà níyànjú. Kan gbíyànjú láti máa fò nígbà kọ̀ọ̀kan. Gbogbo ẹ̀jẹ́ ómi inú ara wa, iná ni yi ó lè ro yi ó lè lọ síbi tó yẹ kó lọ. Kò ní sì wàhálà, kò ní sì nnkàn. Gbogbo ara wa ni ó jí pé pé lóòótọ́ àwọn ẹlòmíi wà tó jẹ́ pé kò sí èèyàn tí ò mọ̀ bón ṣe ń fò. Ṣùgbọ́n àwọn ẹlòmíi wà tó jẹ́ pé wọn ò fẹ́ràn láti máa fò. Wọn máa rò pé bóyá wọ́n dára wọ́n láàmú àbí wọn ò lẹ́mí àti fò àbí fífò ẹlòmíi ni iṣẹ́ ọmọdé ni, kí èèyàn máa fò tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Ìyá mi tó bí mi nílé gan máa ń fò torí pé ìyá mi gangan ló kọ́ mi wọ́n ní ọ̀nà tí àwọn máa ń fi mú ara wọn yá kí àwọn tó ṣiṣẹ́ kò ní sì iṣẹ́ táwọn ò ní lè ṣe tí àwọn bá ti fò. Pápa jùlọ láyé ìsín, àwọn dókítà gan máa ń gbà àwa èèyàn níyànjú wípé ká máa fò. Bí a bá fò ká rìn. Yálà táa bá ti rìn ká fò. Ọ̀nà méjì yẹn ó ní ǹnkan tí èèyàn gbọ̀dọ̀ ṣe gẹ́gẹ́ bí ènìyàn torí kò dáa kí èèyàn dúró sójú kan. Tí èèyàn ò bá sì ti rìn, wọ́n ó ní kí èèyàn fò torí gbogbo ìrìn tó yẹ k'ó rìn yẹn ó ti fí fò. Nípa fífò ni wàá làágùn tó bá ti láàgùn. Ẹhẹ́n! Ara àwọn mi ó yà gẹ́gẹ́ bí ènìyàn wípé ah ara ẹ ti ó ti láàgùn látara torí ó dáa kí èèyàn máa fò kí èèyàn lè láàgùn. Ara pa ẹ̀sasáísì ni kí ara èèyàn kó lè jí pépé àti pé àwọn ẹlòmíràn tó bá ní ìfúnpa gíga, wọ́n máa ń gbà wọn nímọ̀ràn nílé ìwòsàn wípé kí wọ́n ó jẹ́ kí ara wọn ó jí pépé. Kì í ṣe pé wọ́n kan dúró sójú kan. Wọ́n wà bẹ́bẹ́bẹ́bẹ́ fún bí wákàtí méjì àbí mẹ́ta kò dáa. Ẹ́rì pé àwọn tó ń ṣiṣẹ́ ní báǹkì ju, nísinyìí wọ́n ni tó bá tí tan bá ti jókòó fún wákàtí kan, wọ́n ó ní kí wọn ó dìde, kí wọn ó rìn. Tí wọ́n bá ti rìn, tan bá ti dìde, ẹni tí ò bá rìn tó bá ti fò bóyá bí ẹ̀mewa ni àbí bí ogún, ẹ̀hẹ́n! Tó bá ti gbára ẹ lọ sókè tó gbé rẹ sílẹ̀, ẹ̀hẹ́n! O ti balance ní ara rẹ nìyẹn. Àti pé àwọn ọmọ mi, lálá kọ̀ko náà àwọn ọmọ mi ń fò fún ilé ìwé tí wọ́n lọ torí pé màá ní ní ara mi. Náà ni àwọn ọmọ mi ti kọ́ fífò yìí. Èmi sì ti máa ń-- mo máa ń lọ sí ilé ìwé wọn tó bá ti di ìgbà tí wọ́n bá ń sá eré àbí tí wọ́n bá ń fò ní ilé ìwé wọn torí ó jẹ́ ǹnkan tó máa ń mú orí mì yá. Ó máa ń jẹ́ kí n máa rántí ìgbà tí èmi náà kéré tí mo ń fò. Bàbá mi gan jẹ́ èèyàn tó fẹ́ràn kí èèyàn kó máa fò torí pé fífò ti ó máa ń jẹ́ kí èèyàn kí èèyàn máa dùn ún wò àti pé bí èèyàn ṣe rí, èèyàn ò ní dàrúgbò jù ọjọ́ orí rẹ̀ lọ. Ẹ má wa wo ayé ìsín tó jẹ́ pé àwọn ọmọ kéékèèké tó ṣẹ̀ ń bí ní ayé ìsín. Kọda! Bí wọ́n ṣe rí, ẹ̀eyin ó rò pé wọ́n dàgbà ju àwọn tó ti bí ní ìgbà tó ti lọ lọ ní ayé tó ti pẹ́ díẹ̀ torí wọn o e fẹ́ fi ara wọn ṣiṣẹ́, wọn ò e fẹ́ fò. Àwọn mídínmídín ayé ìsínyí, náà wọ́n ò sì máa ń jẹ. Wọn ò e fẹ́ fi, wọn ò e fẹ́ gbé ara wọn torí fífò èmi káàkú wípé èèyàn ń gbé ara èèyàn ni. Kì í dẹ̀ ṣe pé o gọ̀ wà, ò ń gbé ara rẹ. Kò mọ̀ bí ǹkan tó ń ṣe ẹ́, kò mọ̀ bí ara rẹ ṣe rí.

Kí má parọ́, wákàtí ni tí mo máa ń fi ṣe iṣẹ́ lójoojúmọ́ èmi ò lè ká, torí pé lálá kọ́kọ́ náà iṣẹ́ méjì ni mò ń ṣe. Mò nílé ìtajà bẹ́ẹ̀ ni mò ń ṣe iṣẹ́ ìjọba, torí náà mi ò lè ka iye wákàtí tí mo fi ń ṣiṣẹ́ lójoojúmọ́. Ìgbà mìíràn gan, iṣẹ́ ilé, ara iṣẹ́ náà ṣá lá ṣá kà sí lójoojúmọ́, ó di dandan kí ẹ́ ṣiṣẹ́ ilé lójoojúmọ́, a ti pa á ṣẹ bẹ́ẹ̀ èmi ò mọ iye wákàtí tí mo fi ń ṣiṣẹ́ lójoojúmọ́. Lálá kọ́kọ́ náà tí mo bá ní kí n ṣi, mi lè ká ṣùgbọ́n mà á sọ bí mo ṣe ń ṣe àwọn iṣẹ́ mi lójoojúmọ́ lórí ètò yìí. Lálá kọ́kọ́ náà ní gẹ́rẹ́ tí ago mẹ́fà bá ti, ago márùn-ún ìdájí tó bá ti lu ni mo jí. Mo bá ti jí, mo bẹ̀rẹ̀ iná dídá nílé ìdáná, àwọn ọmọ mi ó lọ bí, wọ́n o lọ ilé ìwé, èmi ìyá wọn ni ò lọ ibi iṣẹ́, bàbá wọn na ó wẹ̀, òun ni ò lọ ibi iṣẹ́, a ti gbá ni iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà níyẹn tí mo bá ti jí. A bá ti ṣe ipàde àdùrà tán, mo bá ṣì kéte mo bá ti ṣe tán ni ó di ilé ìtajà mi, kí n tó lọ ibi tí mò ń ti ń ṣiṣẹ́ ìjọba, mà á kọ́kọ́ lọ ilé ìtajà mi. Lótito mo ni àwọn ọmọ tó ń bá mi dúró sí ilé ìtajà, ṣùgbọ́n èmi ni mo mú kọ́kọ́rọ ilé ìtajà mi lọ́wọ́ torí ilé ayé ti gbẹ ge, mi ò mọ, mi ò mọ inú èèyàn lọ títí. Àwọn ẹlòmí kan máa ń rẹ́ni síyan ṣùgbọ́n inú wọn ò di gan. Mo bá ti dé ilé ìtajà mi, mo bá ti ṣe bíi nǹkan bí ago mẹ́fà àbọ̀ àbí ago mẹ́fà ò kọjá ìṣẹ́jú mẹ́wàá nígbà mi, mo bá ti ṣe tán. Lóoto mọ ní àwọn akẹgbẹ́ tí àn jọ ń ṣiṣẹ́ ṣùgbọ́n táa bá ti parí iṣẹ́ kò sí ibi táa lọ. Ta bá ti ṣiṣẹ́ ìgbà mìíràn mi gan, a parí láago méje àbọ̀ sí ago mẹ́jọ alẹ́, ẹ̀yin náà wó ru nǹkan bẹ́ẹ̀yẹn. Láti bẹ́ẹ̀ màá gbóná ibi iṣẹ́ ti tèmi torí àwọn ọmọ tí mo gbà síbẹ̀ náà wọ́n á máa dúró dè. Ọjọ́ tí mo bá ti fi lè pẹ́ ibi iṣẹ́ ti ti ìjọba yìí ó di dandan kó yẹ pé àwọn tí mo gbà sí ibi iṣẹ́ ti tèmi àwọn náà o pẹ̀. Ohun tó kúrò ní ibi iṣẹ́ bó ṣe rí nìyẹn. Mo bá ṣì ti dé ibi iṣẹ́ tí tọ̀dọ̀ mi, a gbodo ṣe ìṣirò nǹkan tí wọ́n ń ta. Wọ́n bá ti ṣe ìṣirò nǹkan tí wọ́n ń ta tán, wan kó owó fún mi. Ọ̀pọ̀ ìgbà èmi ò ní kó owó lọ báǹkì kí n tó dé, kí n lọ fi sí inú àkáùntì iṣẹ́. Wọ́n bá ti kó owó fún mi, à á ti ṣọ́bùù ilé yánánìyẹn, ìyoku tún di ijọ́ keji. Mo bá tún ti dé ilé, màá bẹ̀rẹ̀ sí ní dá iná. Wákàtí tí èèyàn fi ń ṣiṣẹ́, pàápàá jù lọ lóbìnrin. Wákàtí tí à ń fi ń ṣiṣẹ́ lójoojúmọ́ a lè ká. A fẹ́ máa rí pé a ó rẹra, a fẹ́ ìsinmi bó ṣe máa ń rí niyen Ẹlòmíì tò, ẹlòmíì tó ní orí ọ̀fẹ́ tó jẹ́ pé ọkọ rẹ̀ lówólọ́wọ́, ó gba ọmọṣẹ́ fún tó jẹ́ pé ọmọṣẹ́ bá ń ṣiṣẹ́ nlé ní kété tó bá ti kúrò ní ibi iṣẹ́ tó dé ilé, a jẹun, ó bẹ̀rẹ̀ sí ń sùn ni. Ṣùgbọ́n ṣe ẹ rí ọwọ́ wa yìí? Ọwọ́ ò dọ́gba, eléèdúà kò bùkún gbogbo wa, kò sọwá dolówó, kò sọ wá dọ̀lọ́rọ̀.

Ìgbà mẹ́ta ni mo máa ń lọ ìpàdé ní ọ̀sèọ̀sẹ̀. Ìgbà àkọ́kọ́ ni ọjọ́ àkọ́kọ́, to bo ṣi ọjọ́ àlàmísì. Ìpàdé ilé yìí ni ìpàdé àwa lẹ́gbẹ́lẹ́gbẹ́ nínú ìjọ àti ìpàdé akọrin torí ọ̀gá akọrin ni mí nínú ìjọ. Àwọn ọjọ́ wọ̀nyí ni a máa ń ṣe ìpàdé méjì yẹn ní ọjọ́ àlàmísì. Ọjọ́ Jímọ̀ ìpàdé ní ibi iṣẹ́ mi torí pé mò ń ṣiṣẹ́ ìjọba. Torí ọjọ́ àlàmísì ní kété tí àwọn Mùsùlùmí bá ti pe irun aago kan àbọ̀ tán naá la dúró, tọ́n bá ti kúrò ní Mọ́sálásí la bẹ̀rẹ̀ ìpàdé. A bẹ̀rẹ̀ ìpàdé, a máa jíròrò lórí nǹkan tó máa ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀, ẹ́, ọ̀sẹ̀ tó ń bọ̀, ta máa mú ọ̀sẹ̀ tuntun fún iṣẹ́ tàbí tí ọ̀gá bá ní nǹkan ta fẹ́ ha ìpẹ́ rárá níbi ìpàdé. À ìdí ta máa ń fi pẹ́ nígbà mi pé ta bá ní àwọn àlejò láti àwọn ẹka ọ́fíìsì wa, ẹ́, a pẹ́ dié. Ìpàdé tó tún jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí mo máa ń lọ lọ́sẹ̀ọ̀sẹ̀ ni ìpàdé àwa tá ń tajà nínú ọjà torí mo ní ilé ìtajà tí mo gbà àwọn ọmọ sí tá ń tajà. Àwa tá ń ta irú ọjà kan náà a máa ṣe ìpàdé ní gbogbo ọjọ́ Saturday. Ìpàdé yìí láti jírórò pé tọ́ ọjà yíò, ìye bayii ni ka máa tà torí pé àwọn ọjà mi nìbẹ̀ ta máa ń tà nínú ọjà tó jẹ pé ọjà yẹn. Bí a bá rí pé, à, kò pé wa, àbí bóyá kò ní pé àwọn oníbàárà wa, a sọ níbi bẹ́ẹ̀ pé ká di ọwọ́ rẹ̀ kù àbí ká mú ọwọ́, ọwọ́ owó yẹn ká mú lọ sókè die. Àti pé tí àwọn akẹgbẹ́ wa nígbà mìí tàn bá lọ sí ìrìn tó jẹ pé wọ́n rí pé, à, nǹkan tí wọ́n ṣí o, wọn tọ̀ tẹ́ wa, ta wá lólogbó ní ìpàdé pé nǹkan báyìí kò ti wọ́n si bó là ṣe fẹ́ ṣe torí pé iye ta, táwọn ba, ta rà lẹ́yìi tó lọ kì í ṣe iye mọ́ ọ̀ọ́ dandan. Gbogbo wa la bu owó sí. Bubu owó sí nígbà mìíràn iye tó bá pé wa nìyẹn la fi sí. Èmi lè fi tenara sítèènù ká lọ mi wí pé à, tenara tí èmi fi sí ní o kéré, múrí kan lò ń fi sí sì tò ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà mìíràn tó jẹ pé ta bá ní ìpàdé nínú ìjọ ìpàdé ọpe ẹgbẹ́ akọrin, a máa kọ orin tuntun, máa kọ àwọn ẹgbẹ́ akọrin lórí orin tuntun. Bá sì ti kọ orin tán tẹ́rí mo rí pé tọ́ orin yìí ẹ́, ẹ gbogbo ènìyàn ló ti mọ orin náà, a bá lọ bẹ àwọn aláìsàn wò ní ilé ìwòsàn. Ta bá ti kúrò ní ìpàdé la máa ṣe elé yìí nínú ìjọ ní gbogbo ọjọ́ àlàmísì. Ìgbà mìíràn náà ọkọ mi náà àwọn ẹgbẹ́ ọkùnrin oní ìrere, àwọn náà máa ní ìpàdé nínú ìjọ ní ọjọ́ àlàmísì yìí kan náà. Ní kété ìgbà mí, àwo tètè parí, àwa tá ń kọrin, àwọn ọkọ mi ò ní tí parí ètò tí wọn tò ó di dandan kí n dúró dé ọkọ mi kó lè gbé mi lọ sí ilé. Ó dà bi pé emi nikan máa ma dá lọ ilé pẹ̀lú àwọn ọmọ mi gbogbo. Pàápàá jùlọ ìpàdé ọjọ́ Jímọ̀ ní ibi iṣẹ́ ó máa ń jẹ́ ìpàdé kan tó jẹ pé tí ọ̀gá bá rí òṣìṣẹ́ kan, bóyá ṣe wọ́n ṣẹ̀ṣẹ̀ gba òṣìṣẹ́ tuntun kún wa, ọ̀gá máa ń fi irú ọjọ́ ni a fi jẹ́ kí a mọ irú òṣìṣẹ́ yẹn pé à, lóòtọ́ àti rí òṣìṣẹ́ yẹn ní ibi iṣẹ́ tó ti ń bá wa ṣiṣẹ́ ṣùgbọ́n ọ̀gá ó tún jẹ́ ká mọ̀ wọ́n sí ibi tó ti wá, ilé tó ti wá, orúkọ ẹ̀, orúkọ àwọn òbí ẹ̀, ẹ́, pé wọ́n á sọ àwọn wà ẹ́ diẹ́diẹ́, wọ́n á sì sọ bí i ẹ̀n, bí, ẹ́, ojo orí rẹ́ ṣe rí. Ọ̀gá ó sọ torí pé ìgbà mìíràn èèyàn máa ń fi ojú dí, o, àwọn ẹlòmíràn máa ń fi ojú, ojú máa ń fi ń di àwọn ènìyàn. Ọ̀gá ó sọ irú èèyàn. Àbí tí ọ̀gá fẹ́ bá wá bá wa sọ ọ̀rọ̀ bóyá a ní ọ̀gá ó fi iṣẹ́ ránṣẹ́ sí wa lórí íńtánẹ́ẹ̀tì ní ọjọ́ Saturday tá ṣé mọ́jú tán ibi ìpàdé yii ná ni ọ̀gá ó ti sọ. Tàbí bóyá ẹnìkan láàrín wa ní àṣeyẹ, ibi ìpàdé yìí náà ni ọ̀gá ó ti sọ gbogbo ẹ̀. Gbogbo bá ṣe máa ṣe, bí ń ṣe máa ń ṣe ìpàdé mi lọ sí ọ̀sẹ̀ ni. Ṣùgbọ́n tó bá rẹ̀ mí lọ́sẹ̀ mìíràn bí ìpàdé ẹgbẹ́ o, ẹ́, ẹgbẹ́ akọrin èmi ò ní lọ. Nìní wọn fi ìgbákejì mi, wọn fi rọ́pò mi kó wá ṣe ki oun náà kó kọ wọn lóòrin. Àbí bóyá ó sì rẹ̀ mí ní ọjọ́ tí inú ọjà náà taa ṣe ìpàdé, hun o sọ fún àwọn akẹgbẹ́ mi tó èmi ò ní lè wá bó bá ṣe jẹ́ ẹdakùn, ẹ̀má je n gbó.

Bẹ́ẹ̀ni, mo máa ń na ara mi dáadáa torí pé èmi jẹ́ ẹnìkan tó yẹ pé mo ti tún máa ń gba àwọn èeyàn ní ìyànjú nípé kó máa na ara wọn. Nína ara ò dáa fún ìlera wa ọ, torí pé kò dáa ká kẹ jókò ṣójú kan látàárọ̀ dálẹ̀ ká máa na ara wa. Kò dáa fún ìlera wa. N pasẹ̀ bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ omi ara kò ní le rìn káàkiri níbi te ẹ kún ń rìn sí. Àti pé àwọn dókíto, àwọn dókíto náà tí ń gba àwọn èeyàn ní ìyànjú nílé ìwòsàn wípé kó máa na ara wọn. Pápà jùlọ àwọn bàbá wa nílé tó ń ti dàgbà, ó dá kí èèyàn máa na ara. Wọ́n, àwọn tí ò bá na ara wọn, ẹ ríi pé àwọn ní àwọn àrùn kan tó máa ń ṣe wọ́n lẹ́sẹ̀ tó yẹ pé tó bá yá ẹsẹ̀ wọn, ọ máa wú. Wọ́n la wọn ò lè gbẹ́sẹ̀, ẹsẹ̀ ń ro àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àwọn ń rù nǹkan bá yẹn. Iná yẹn lò máa ń ṣẹlẹ̀. Èmi gẹ́gẹ́ bí ènìyàn, mo máa ń na ara mi. Mo tún máa ń sọ fún àwọn ọmọ mi, "òdí dandan ku wọn na ara wọn." Ní kété tí mo bá ti jí lówúró kí n tó lọ sí ẹnu iṣẹ́ mi, le èmi ó na ara mi, èmi àtàwọn ọmọ mi àti ọkọ mi, a na ara. Ìgbà mí, ákọ̀ jádẹ̀ a ń rìn kìí ṣe pé a ní owó láti gun ọkọ̀ wa àbí láti repọ sókọ́ ṣùgbọ́n torí pé a fẹ́ na ara wa. A ń rìn fún ìlera wa ni, kì í ṣe fún títì ẹlòmíì àbí pé a ń dìdí ṣe bóyá a fẹ́ káwọn ènìyàn rí wípé a pùyà rìn rárá torí fún ìlera wa ni. Ẹ̀mí tiẹ̀ máa ń gba ìyá mi ní ìyànjú wípé kó máa na ara wọn ní gbogbo gbà. Eléyìí e ṣe pé a, mo na ara mi lónìí, lọ́la mi ò ní na ara mi rárá. Gbogbo gbà ni mò máa ń sọ fún ìyá mi pé kó máa na ara. Ibí tà tiẹ̀ ti rí wípé nína ara ó ṣe pàtàkì fún ìlera wa ni pé ìgbà tí mo ní oyún, mo ní àwọn dókítà ń gba àwa olóyún ní ìyànjú wípé ká máa na ara wa ní gbogbo gbà. Láarọ̀ ni, lẹ́yìn lọ́sàn-án tí òòrùn bá yọ, ẹ mọ̀ pé àwa Yorùbá gan-an máa ń sọ wípé kò dáa fún olóyún kó máa rìn ní ọ̀sán ṣùgbọ́n tí òòrùn bá ti wọ̀ ní ìrọ̀lẹ́, ká na ara wa, ká má jókòó sójú kan. Ojoojúmọ́ ni màá na ara mi. Mo ló ní ọjọ́ kan, bóyá bíi ìjọ́ méjì bẹ́yẹn, mi fi na ara mi. Mo ní tẹ bá rí bí ẹsẹ̀ mi ṣe wú, ọkọ mi sáré gbé mi lọ ilé ìwòsàn pé à, kí ló ṣe ìyàwó òun kí? Dókítà ni n torí tí ń na ara mi ni. Ó bá fún mi ní kí ẹ̀ rọ́bù kan kí n màá fi ra, kí sì máa na ara mi. Ara nína ò dáa. Òògùn gan lòhuń kán jẹ́ láyé tọ̀dọ̀ ẹ. Kí n ṣe gbogbo ǹnkan táà ń lò sẹ́nu tó yẹ pé a, torí tó jẹ́ doctor ló kọ́, àbí torí da ti fún mi lo òògùn ni. Nn, àwọn ìgbésí ayé wa bá ń ṣe ń gbé ìgbésí ayé wa náà ó máa ń wà pẹ̀lú bí ilé ayé wù ṣe rí. Ẹlòmíì á kẹ́rìí bóyá ẹni, ẹni i ó sanra o. Ẹ máa gbọ́, à, àwọn ò lè rìn, àwọn ò lè ṣe báyìí, àwọn ò lè rìn lọ́nà tó jí. Kí ni kan ẹni tó sanra, òun yẹn kó máa na ara rẹ̀. Ó ní ọ̀rẹ́ mì kan tí mo máa ń bá sọ̀rọ̀ pé, "ìwọ tó sanra, tó ì fẹ́ rìn, wà á ní à, ìwọ yàá rí ipò sókọ́ ẹni, ọkọ rẹ ni ká gbé lọ kó dáa." A rí wípé tó bá ti rìn díẹ̀ báyìí ẹ́ rí bí òṣe máa mí torí pé kí ẹ ni ara rẹ̀ lóòrèkóòrè. Nína ara, èmi máa ń fẹ́ràn rẹ̀ ọ torí pé ǹnkan tèmi máa ń ṣe ni ó wà nínú ìwà mi. Èmi kò sọjọ́ kan tèmi i na ara mi. Mo bá ti rí pé à, i ni lè rìn gan torí ọ̀nà oríṣìíríṣìí lè èèyàn lè gbà te èèyàn fi na ara èèyàn, èmi ó bẹ̀rẹ̀ sí fò nínú ide mi. Ọ̀nà nína ara náà ni, àbí kíyan bẹ̀rẹ̀ kíyan kàn dúró. Ọ̀nà nína ara, ọ̀nà láti na ara ó pín sí oríṣìíríṣìí. Ó ní bàbá mi, bàbá mi bó ṣe dàgbà tó, ó máa na ara rẹ̀. O ó tún pè mí gan lórí fóònù alágbèéká pé, "na ara rẹ o. Ǹkan tó dáa ni o." Kí ni kan ṣe kẹ bá lè mọ̀ pé àwọn bàbá wa nílé, wọ́n ti sọ fún wọn nílé ìwòsàn, wọ́n tún máa bá wọn ọ̀dọ́ wí, ẹlòmíì è kí ì fẹ́ ṣe ṣe, a wò pé nína ara bí iṣẹ́ ni. Tọ̀, ẹ̀eyan ò lè kó, ẹ̀eyan ò lè lá orí ẹ̀eyàn kíyan kó mímọ̀ ǹnkan sí. Òǹkálùkù ni ó bá ara rẹ bó bá ṣe lù ú sí.

Ìgbà tí mo kẹ́yìn lọ wo ènìyàn ó ti ṣe díẹ̀ torí èmi gẹ́gẹ́ bí ènìyàn èmi ò lè lọ wo àwọn ènìyàn nílé wọn bó yá bí oṣù kan sẹ́yìn. Ìmú kẹ́yìn tí mo lọ wo ènìyàn torí èmi rí ààyè, kì í ṣe pé kò wù mí ṣùgbọ́n kò sí ààyè torí iṣẹ́ méjì náà ni mò ń ṣe. Ọ̀rẹ́ tí mo ti lọ wò náà ni ó di oṣù kan sẹ́yìn torí pé ara rẹ̀ kò yá ni. Náà ni mò fi lọ wo tó sì jẹ pé ó ló ni àmì mi. Kì í ṣe pé kò wù mí ṣùgbọ́n ìgbà mìíràn iṣẹ́ ṣẹ́ rí iṣẹ́ yìí kò ní sí ààyè láti ṣe nǹkan kan tí a bá fẹ́. Bí i pé àwọn òbí mi gan máa ń sọ wípé èmi ń béèrèyàn, kì í ṣe pé kò wù mí láti lọ wo ènìyàn ṣùgbọ́n kò sí ààyè mi. Pàápàá jù lọ ọjọ́ tí mo máa ń ráàyè pé mo fẹ́ lọ wo àwọn ènìyàn gan ọjọ́ Satide tó jẹ́ ọjọ́ ìsinmi àti ọjọ́ Sọ́ńdè tó jẹ́ ọjọ́ táa lọ sí ṣọ́ọ̀ṣì táa kàn padà sí ilé. Kíkétí tí mo bá ti mọ pé mo fẹ́ lọ wo ènìyàn ní ọjọ́ ìsinmi, bàbá ti parí nínú ìjọ àti ibẹ̀ ni màá ti lọ sí ilé ẹni yẹn. Torí tí mo bá ní kí n lọlé, kí n bó aṣọ sílẹ̀ kí n tó máa lọ sí irú ilé ẹni yẹn, mi ò ní lọ sí Ilé rẹ̀ o àti lọ a máa rú mi lójú tí ò ṣe é kó gbójú mi. Àìmọ́yá àwọn ọ̀rẹ́ mi tí wọ́n ń bá mi jàré pé èmi wá sí ilé wọn, kì í ṣe pé mi ò fẹ́ lọ ṣùgbọ́n kò sí ààyè mi. Pàápàá jù lọ ọ̀rẹ́ mi tó túmọ̀ mi dáadáa ó ti mọ ìwà mi pé kò ṣe pé mo mọ̀ mọ́ ṣùgbọ́n torí tí ò ṣi ààyè. Bí i pé ọ̀rẹ́ mi kan bí mọ ní ní ìgbà kan kí n tó lọ wo á, ọjọ́ àárọ̀ mi ni. Ẹ̀ni tí mi nígbà náà lọ wípé à ìwà tí mo wù kò dáa rárá torí pé ó yẹ kí n lọ wo ọ̀rẹ́ mi ṣùgbọ́n mi tètè lọ ojú tí mi ṣùgbọ́n ó padà gba ẹ̀bẹ̀ mi. Ẹ̀mi máa ń sọ fún àwọn ènìyàn nígbà mí pé tó bá yẹ pé o fẹ́ lọ wo ènìyàn tí ọkàn rẹ tó wà lọ́dọ̀ ẹni náà, àti bá tí ẹ̀rọ ayélujára ti dé, ẹ̀jẹ̀ ẹni yẹn lórí ẹ̀rọ ayélujára, ẹ bá sọ̀rọ̀, ẹyin àti ẹ̀, ẹ bá ti sọ̀rọ̀, a mọ èrò ọkàn yín pé àáh ọkọ̀ ẹni yóò ń fà sí inú, ṣùgbọ́n ààyè ni kò sí àti paṣẹ bẹ́ẹ̀, ààyè kò ní sí ìjà, kò ní sí ọ̀wọ̀ọ̀wọ̀ ni àárín ènìyàn. Àti pé nígbà mìíràn ṣẹ́ rí tí ààyè bá ti ẹ̀wà àti lọ wo ènìyàn, ó máa ń ro mí lójú torí pé owó tí ẹ̀yin ó nà tó wọ̀kàdá ni ká sọ ni àbọwọ̀ kẹ̀kẹ́ tí eyin àbí tí eyin bá gbe mi kí iyẹn ri kú sínú ọkọ̀. Kì í ṣe pé ẹni tí ó gbé tí eyin bá ní ìfẹ́ kò yẹ kí ẹ lọ wò ṣùgbọ́n kò sí owó yíì náà ni àbí bá wò là ṣe fẹ́ ṣe. Ní àní sì ṣe pé ìgbà mìíràn gan tí owó òun bá ti ẹ̀wà, àwọn ẹjọ́ mi èmi yẹn fẹ́ rò àwọn ẹjọ́ tó jẹ́ pé kó kan mí tẹ́ ẹ bá fi lọ mí. Ǹkan tí owó tí ẹyin bá sọ, ǹkan mìíràn ni ó dì mú. Iná ni ẹrú lọ wo ènìyàn tún máa ń fi ń bà mí torí tó bá lọ ilé ènìyàn báyii ọtún ló, o tún le bá ẹ lọ mí níbi ibẹ̀ tó yẹ pé ǹkan tó sọ́ nílẹ̀ ní ènìyàn ó dì mú kì í ṣe ẹni tó wà lọ́kẹ̀ẹ́kẹ́ ni ó di ọ̀rọ̀ rẹ mú ẹni tó bá níbi ibẹ̀ náà ni ó di ọ̀rọ̀ rẹ mú. Ìgbà ẹ ti ní à ẹ̀wà sọ tó wọ́, à oko ẹ ló wó lọ́wọ́ ni bákan bákan èmi ò fẹ́ irú ǹkan bẹ́ẹ̀ yẹn náà ni ó fi jẹ bẹ́ẹ̀

Èmi gẹ́gẹ́ bí ènìyàn bí mo ṣe máa ń ṣètò àwọn ìsọ̀rọ̀ mi láàárín àwọn ẹlẹgbẹ́ mi, a, ó jẹ́ ǹkan tó ṣe gbòógì nínú ayé mi o, torí èmi máa ń kóra mi ní ìjánu gan-an, a, torí alẹ ayé ò tí lè o ní ìsìn. Tí mo bá wà láàárín àwọn ẹgbẹ́ mi tí mo ri bí mo ṣe máa ń ṣètò àwọn ìsọ̀rọ̀ mi, lálá kọ́kọ́ ná, tí àwọn ẹlẹgbẹ́ mi bá ń sọ̀rọ̀, èmi è té dì sọ̀rọ̀, èmi è tiẹ sọ̀rọ̀, mà dákẹ́ ni. Ki o n kálukú, ko má sọ títì ẹ. Tan bá wa ti sọ̀rọ̀ tán, ǹkan tí mo bá fẹ́ sọ mà a sọ. Ìgbà mìíràn gan-an mi ò ní sọ̀rọ̀ torí pé ṣe rí ọ̀rọ̀, ta bá ti sọ̀rọ̀ kò ṣe ó kó mọ́. Èmi ò sì fẹ́ ǹkan tí yóò ṣẹlẹ̀ tí ó dàbí pé, à, ìyá lagbaja ló sọ báyìí tí ó sì jẹ́ pé èmi lọ́nà tí mo fi sọ kì í ṣe ọ̀nà tí ẹniyen fi túmọ̀ è ni èmi fi sọ. Pa pà jù lọ ti a bá lọ sí ìpàdé ẹlẹgbẹ́lẹgbẹ́ emi gẹ́gẹ́ bí ẹnìkan. Mo ti rí pé àwọn ẹlẹgbẹ́ mi ti pe, kò wá sí àwọn ẹ̀yàn kankan níbi ibẹ̀ bóyá wọ́n wá dá ọ̀rọ̀ ẹni tí ò sí níbi ibẹ̀ kalẹ̀. Wipe wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ní kété nígbà a sọ mí nígbà báàgì mi lé yá. Ká má i ti parí ìpàdé gan-an èmi lọlé. Torí tí ẹni ni bá padà wá tí n bá sí níbi ibẹ̀, ǹkan tí n wí iná wọn ni mó wí. Mo lè máa ń sọ̀rọ̀ gan, mo lè máa wá sí ibibẹ̀ mo. Wọ́n ni emi mo sọ báyìí, àbí mi ni mo sọ wipe ẹ. Ìgbà tí o wá àbí bóyá bí àpẹẹrẹ, bóyá gbogbo wa ń ta ọjà wa ní sílé márùn-ún, bóyá ẹni ni wá ń ta tẹ́ni tẹ́náírà, wọ́n lé mi mo sọ bí à, ọjà ẹ ti wọn jú kíni kan kíkan. Ó jẹ́ kí rán tí ìgbà kan. Ilé yìí mi tie tí dàgbà lọ títí mo sì wà ní ilé ìwé secondaryschool. Mo ní ọ̀rẹ́ mi kan bí àwa mẹ́ta ná là ń kóra wa kiri. Ọ̀rẹ́ mi kan wá wá to je pé àti máa ń sọ, àwa méjì là tí máa ń sọ, emo pe awa mẹ́ta ni. Ìgbà ta wá ń sọ ọ̀rẹ́ wa yìí, tá bá ti sọ ǹkan, a ṣe ojú bákan bákan, a wò sa-- a wò ibì kan, wi pe a wò ẹ̀yàn tó wà ń bẹ. A ṣe pe gbogbo ǹkan tá bá n sọ nípa eeyan, ọ̀rẹ́ mi yìí ló máa ń sọ fún àwọn eniyii. Aà, ṣe dí ojú kan nì, arábirin kan kì í ṣe pé èmi àti e jẹ́ ota. Ṣùgbọ́n ọ̀rẹ́ mi ni, ló bá wá bá mi wípé, à, lagbaja, maa á máa sọ ọ̀rọ̀ lé tí ẹni yìí mọ́ o, ẹni yìí ò ṣe ọ̀rẹ́ gidi o. Mo ní, à, kí ló dé tí o fi sọ bẹ́? Ó ní báyìí báyìí báyìí báyìí pé ìgbà tá a pàdé léni, ṣé bí ǹkan tá a sọ leleyi? Mo ní hẹ́n. Ó lé ẹni ni, òun ló wá sọ fún àwọn. Mo ní hẹ́n. A rí pé bí irú ǹkan báyìí, ko jo ǹkan tó bójú mu, ó jẹ́ kí n sọ́ra fún iru eyan bẹ́ẹ̀ yẹn. Torí ẹrú pé gbogbo ǹkan tó bá ń ṣe ni, oye kí eyan máa sọ́ra fún. Ìgbà tí mo wá bí mo ni, ọ̀rọ̀ tá a sọ lọ́jọ́sí ò sọ fún ènìyàn báyìí. Ó ní, rárá o, òhun ò so fún kíni kan. Aà, báwo wà ní ẹni yìí yìí bó ṣe sọ bá ọ gbogbo ǹkan tá a sọ, báwo ló ṣe mo tó ò bá sọ fún. Ó ní à, pé bóyá ọ̀tọ̀ọ́lẹ̀ ẹni tó lọ sọ fún o lawa mẹ́ta làwa níbí, a bá ní ká búra. Lọ̀rẹ́ mi ni ẹ, báwo la ṣe máa búra? Òun kò ṣẹni tó lọ sọ. A jẹ́ pé ìwọ náà ló lọ sọ. Kí ló ń tún parọ́ fún? Ìbéèni sì máa ń sọ̀rọ̀ láàárín àwọn ẹlẹgbẹ́, èmi máa ń kóra mi ní ìjánu torí èmi ò fẹ́ ǹkan tẹ́ni kan ó fi mú ọ̀rọ̀ tèmi mẹ́nu. Kì í ṣe pé mi ò dá òrò ènìyàn, ṣùgbọ́n èmi kàn fẹ́ àwọn ẹlẹgbẹ́ kákan wa kákan wa. Èmi ò fẹ́ irú ǹkan báyìí. Èmi gẹ́gẹ́ bí ènìyàn mi n ṣe èèyàn tó ní ọ̀rẹ́. Èmi ò lọ̀rẹ́ oh, à mi ò lọ̀rẹ́. Èmi lọ̀rẹ́ ara mi, ọkọ mi lọ̀rẹ́ mi, àwọn ọmọ mi lọ̀rẹ́ mi, àwọn òbí mi gan-an nílé, àwọn ni ọ̀rẹ́ mi. Èmi i ṣe ènìyàn tó ń kó ọ̀rẹ́ dípò pé yí o ní àwọn ẹgbẹ́ kan tá ni a ń sọ̀rọ̀ àti ìgbà tí mo ti dé ilé ọkọ. Bẹ́ẹ̀ ni ìgbésí ayé tó ní ó ṣe rí.

Rárá o, mi mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́ torí pé èmi gẹ́gẹ́ bí ènìyàn mo jẹ́ ẹnìkan tó máa ń bẹ́rù gan-an ni, ah mo lọ́jọ́. Àyà mi máa ń já. Kẹ̀kẹ́ mo tún wà wò pé ó jẹ́ ǹkan tó máa ń gbé ènìyàn ṣubú tí ẹsẹ̀ táyà ẹlẹ́sẹ̀ mẹ́rin tó jẹ́ táyà ẹlẹ́sẹ̀ méjì, àti pé láyé sì ń ṣe rí pé kẹ̀kẹ́ a, táyà ẹlẹ́sẹ̀ mẹ́rin náà ó ti wà. Ayé ti dọ́rẹ̀ẹ́, ayé ọ̀làjú ṣùgbọ́n owó ẹ ná, owó ẹ̀ àti owó ọkọ̀, gbogbo ẹ̀ ń jọ́rin pò ni, mi tí rí àǹfààní láti ní owó eléyì. Ṣùgbọ́n lápapọ̀ mi ò mọ kẹ̀kẹ́ gún. Mo ní bàbá gan a túbú ni, bàbá mi mọ kẹ̀kẹ́ gún, ìyá mi tó jẹ́ obìnrin ó mọ kẹ̀kẹ́ gún, àwọn ọmọ mi gan tí mo bí, wọ́n mọ kẹ̀kẹ́ gún, ọkọ mi gan ó mọ kẹ̀kẹ́ gún toye pé a ní kẹ̀kẹ́ ní ilé wa. Ṣùgbọ́n ṣe ẹ rí mi? Mi mọ̀ kẹ̀kẹ́ gún. Ọlọ́run ó ṣàánú ni. Àti pé ẹ̀rù máa ń bà mí, ẹ̀rù máa ń bà mí torí pé ọ̀rẹ́ mi kan tó mọ̀ kẹ̀kẹ́ gún nígbà kan, kẹ̀kẹ́ yìí ló ń gùn báyìí toye pé ó gun kẹ̀kẹ́ lọ́jọ́ kan Ọlọ́run ó forí jí à tẹ̀ ṣafẹ́fẹ́ ire. Kẹ̀kẹ́ yìí ló ń gùn tó lọ́ko sí ẹnù ọlọ́kadà kan tó di inú gutter à tí bẹ̀ ló ti f'orí gbá. Kì í ṣe pé àti ìgbà tó ti ń gùn, kì í ṣe pé òwú mi ń gùn ṣùgbọ́n eléní náà nǹkan tó ṣẹlẹ̀, ó máa wa ń jẹ́ kí àyà mi kó já. Ṣùgbọ́n tí ẹ bá sọ̀rọ̀ ọkọ̀ wíwà, ẹ̀hen! Ọ̀gá nì kaun lá wújo okùtà, ẹ rí mi bíbẹ̀. Te ẹ bá ti rí kẹ̀kẹ́? Ẹyọ mi kúrú. Mo ní ọmọ mi kan tó ń sọjọ́ bíi, ó ní mo gbọ́dọ̀ lọ ra kẹ̀kẹ́ fún òun. Mo gbọ́dọ̀ ra kẹ̀kẹ́. Mo ní kò sí ìyọnu, mo ra kẹ̀kẹ́ fún un. Kẹ̀kẹ́ gi gùn, ẹ̀rù máa ń bà mí torí pé- mo lo ti e nígbà kan èyí tọkọ mi rà, mo wá ẹnì kan pé kó kọ́ mi kí n lè gun. Ẹni yìí ṣe bẹ̀rẹ̀ pé òun ń kọ́ mi tà lórí field ìléwé kan. À! Oh ti kíni ti há mí lẹ́sẹ̀, ibi gbogbo kíni ẹ̀ tó ti chain re tó ti há mí lẹ́sẹ̀. Mo ti ní kọ ọ́, ọ̀gbẹ́ni, wá já mọ́ lọlé, í n gùn mọ́. Ó ti bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn-ín, èmi ń ṣe ǹkan, èmi ń ṣe èyan, tó ó fẹ́ràn wàhálà àti pé beyan ṣe máa ń na ẹsẹ̀ ẹ̀ te eyàn ó máa dìde lórí rẹ̀. Ó jẹ́ ǹkan tó máa ń mú ni bí mi tí èṣepé ènìyàn ò kàn jókòó kò ní rọrùn fún ènìyàn tí ẹn bá jo ko kí ǹkan máa yí, kí yẹn máa yí, kí ẹyan máa lọ. Mi ṣì lè ṣe ǹkan tí èmi feeran. Àti wípé àwọn ọ̀rẹ́ mi, àwọn ọ̀rẹ́ mi kankan tó jẹ́ obìnrin wọ́n wá tí wọ́n mọ̀ kẹ̀kẹ́ gún. Ṣùgbọ́n ṣẹ́ rẹ́ mi, rárá o. Àhà! Bàbá mi sì ń gbé kẹ̀kẹ́ lọ sóko. Di àsìkò yìí, táyé ti di áyé ọ̀làjú yìí, bàbá mi sì ń gbé kẹ̀kẹ́ lọ sóko, tí wọ́n ń gun kẹ̀kẹ́ dáadáa, òjorọ̀ o òjo o ọ̀rọ̀ kò yọ wọ́n rí, kò ṣe wọ́n bákan rí. Ṣùgbọ́n ṣe ẹ rí èmi? Àwọn èyan ó máa ń ní ẹni tó bá mọ̀ kẹ̀kẹ́ gún, ipe òdí dandan kó mọ ọkọ̀ wíwà, kó mọ wọ̀, kó mọ̀ wá, pé kò ní jẹ́ ìṣòro fún. Mo lè elomi ó ní, "À! Ẹ mọ ọkọ̀ wa, ẹ mọ kẹ̀kẹ́ gún báwo ni ẹ ṣe ṣe?" Èmi ò ní, "À! Bí mo ṣe ṣe Ọlọ́run nìkan ló yẹ. Ke e ṣe gbogbo ẹni tó mọ̀ ọkọ̀ wà ló mọ̀ kẹ̀kẹ́ gún." Èmi máa ń sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn èyàn ó ní gbogbo èyàn tó bá mọ̀ kẹ̀kẹ́ gún àti wà ọkọ̀ e kò ní dì sọ̀rọ̀. Ṣùgbọ́n èmi ń tèmi ò gbàgbọ́ irú ọ̀rọ̀ náà.

Bẹ́ẹ̀ni, mo ti dúró rí láì lo ẹyọ ẹ̀rọ ayára bí àṣá mi torí ó jẹ́ ìgbà tó jẹ́ pé kó o bàjẹ́ lọ́wọ́ mi. Àwọn tó ṣe ń túnṣe fún mi wọ́n ní yò lo ọjọ́ mẹ́ta. Àrí wípé ọjọ́ yìí, ọjọ́ mẹ́ta yìí ó dùn mi gan-an. Ó ṣe mi bí pe mi sí láyé ṣùgbọ́n kíni mo fẹ́ ṣe àti pé lílò ẹ̀rọ ayára bí àṣá ó jẹ́ ǹkan láti ìgbà tó jẹ́ pé èmi e fẹ́ kó bàjẹ́ lọ́wọ́ mi tojé pé bí méjì lèmi máa rà papọ̀. Lẹ́ẹ̀kan náà bí mo ṣe wà yí, ẹ̀rọ ayára bí àṣá ẹyọ kan, méjì náà ló wà lọ́wọ́ mi. Èmi e lò ẹyọ kan torí pé àì le mọ̀ ọ̀kan lè ṣe yọnu kí ọ̀kan kó lè máa ṣiṣẹ́. Pàápàá jùlọ torí pé ibẹ̀ ni ọ̀gá mi ti máa ń fi ṣẹ́ ránṣẹ́ sí mi tí ǹ bá lọ síbi iṣẹ́ tí màá ṣe. Ó sì jẹ́ ǹkan tí mo máa ń gbà àwọn ènìyàn níyànjú wípé ẹ̀rọ ayára bí àṣá wọn kó mu gẹ́gẹ́ bí kan gbòógì nínú ètò ayé wọn torí pé ó jẹ́ ǹkan tí ọ̀ yẹ kí wọn fi ṣẹre rárá àti wípé èmi e fi ẹ̀rọ ayára bí àṣá mi lẹ̀ fún àwọn ọmọ mi kó wọn lò torí pé tí àwọn ọmọdé bá ń lò ó lè bàjẹ́. Tó bá sì ti bàjẹ́ kí ni nǹkan tí mo fẹ́ ṣe kò sí. Ọ̀rẹ́ mi kan náà ìgbà kan tí ẹ̀rọ ayára bí àṣá rẹ̀ bàjẹ́ tí ó lò bíi ọjọ́ kan tí ò sí lọ́wọ́ ẹ̀. Ohun ló ń sọ fún mi wípé ose òun bí i pé òun ti kú torí pé ẹ̀rọ ayára bí àṣá òun jẹ́ bí ọ̀re sí ẹnu toye pé òun là á máa ń bá a sọ̀rọ̀. A máa ń fí ri ǹkan tó ń lọ lágbàyé nílùú mìíràn, pàápàá jùlọ nílùú òkèèrè kí Ọlọ́run kó ṣàánú wa. Àti pé ìgbà mí ẹ̀rọ ayára bí àṣá ó ń ṣe dáadáa láyé wa bẹ́ẹ̀ náà ni ó tún ń ṣe burúkú pàápàá jùlọ nínú ayé àwọn ọmọ wa. Ohun na ni mi ò fi ra ẹ̀rọ ayára bí àṣá fún àwọn ọmọ mi lọ́wọ́lọ́wọ́ tí mo wà torí pé mo fẹ́ kí wọ́n gbajúmọ̀ ẹ̀kọ́ wọn. Bí wọ́n ṣe ń sọ fún to wípé àwọn ọ̀rẹ́ àwọn ni àwọn òbí wọn rà fún wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èmi ní rárá, ó máa ní iye ọdún tí wọ́n bá ti pé ogún ọdún náà máa tó rà fún wọn. Wọ́n parí ilé-ìwé secondary school wọn ò parí. Tí wọ́n bá ti pé ogún ọdún àtipé nìpá ń ṣe re wọn ti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sóṣì. Lójú tèmi báyìí wọn ò tí ì mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sóṣì. Ẹ̀rọ ayára bí àṣá á rí pé ó ti jẹ́ kí ọmọ mi kó bàjẹ́ láwùjọ torí ǹkan tí wọ́n rí àwọn òbí wọn dẹ̀ fún wọn ní wọn ò gbà kí ì ṣe wọn torí pé wọ́n rí i bí i wọ́n ti dàálù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wípé kí wọ́n lè máa lo. Èmi ò ṣe fẹ́ràn irú òǹkẹ́ báyẹn torí pé ọ̀pọ̀ ìgbà ní ọmọ yo ni kíń sára fún ohun kín ra fún ohun máa ní rárá. Èmi ò ṣe. Ó di ìgbà tó bá dàgbà tó ọmọ dùn iyè kan kí n yóò dá. Àti pé ìjọba àpapọ̀ gba àwọn ènìyàn níyànjú wípé tí àwọn ọmọ wọn ó báti dàgbà dáadáa ká yé rà fún wọn. Ayé ti di, ayé ọlàjúdé pé èyí tún yí máa fi gbá géèmù ò ti wà lásán, géèmù lásán lówà fún.

Rara, èmi ìgbé apó ẹ̀. Ṣé ẹ rí i pé gbígbé àpò ẹ̀yìn kì í ṣe nǹkan tí èmi fẹ́ràn? Torí pé àtígbà tí mo tẹ̀ ti kéré tí mo ti wà ní secondary school. Tàwọn obí mi bá ti rà fún mi, mo máa fà lọ́wọ́ ni. Torí pé ìgbà mi ẹ mọ̀, tí a bá ti wà ní secondary school àwọn ẹrù tèmi ó kọ̀ sí i. Èmi làwọn textbook lánláńlá làwọn fifties, àwọn Yorùbá textbook yẹn. A jẹ́ kí àpò yẹn kó wúwo gan. Àti pé ìgbà yẹn, mo kéré, ẹ̀yìn mi wà lọ́ ẹ̀yìn, ẹrù yẹn ó máa ń pọ̀ lẹ́yìn mi. Jù-ún ara mi lọ. Torí náà ni ìfi láì kí àpò ẹ̀yìn. Ó ṣì ṣe mí títí tí mo ti dé ilé ìwé gíga. Mi gbe apo ẹ̀yìn, báágì apamọ́wọ́ náà ni mo máa ń gbé. Bí mo ṣe wà yí gan àwọn laptop, àwọn kọ̀mpútà mi gan. Torí báágì apamọ́wọ́ mo ń gbé sí. Èmi ò fẹ́ràn báágì àpò ẹ̀yìn. Ọmọ mi kan gan sọ fún mi pé òun ò fẹ́ràn rẹ̀, mo ni àá, ó fi jọ ìyá rẹ̀ ni. Ṣùgbọ́n àwọn ẹlòmíì wọn fẹ́ràn rẹ̀ torí pé tí wọ́n bá gbé, ó máa jẹ́ kó lè rìn kíákíá. Ṣùgbọ́n èmi téèmí bá gbé, tí ẹrù bá pọ̀n bẹ́ẹ̀, mi ò ní rìn kíákíá. Yàtọ̀ sí pé kì í ṣe nǹkan tí mo fẹ́ràn láti máa gbé sí-- láti máa gbé àti láti fi owó mi rà. Ìkan tí ihn lè gbé, ihn lè fi owó mi rà, èléèyì ó ṣe é ṣe. Yàtọ̀ sí èléèyì tẹ́rù bá pọ̀n bẹ́ẹ̀, kì í dùn wò lójú. Tí wọ́n bá bọ̀ wá sí ẹnu iṣẹ́ tí wọ́n fẹ́ràn rẹ̀ gan. Bọ̀ ẹmi gẹ́gẹ́ bí ènìkàn, èmi ò fẹ́ràn rẹ̀. Pàápàá jù lọ, ẹ̀yìn ọkọ mi, ọkọ mi náà kò fẹ́ràn rẹ̀ torí pé ó máa ń ní, ó máa ń ní bó ṣe máa ń ṣe lẹ́yìn òun torí àwọn nǹkan tí wọ́n fi sí i yẹ́n ẹ̀hen. Àwọn òmí bọn ò ṣe ṣe. A kàn rí bákan bákan lẹ́yìn èèyàn bí i pé èèyàn gbé ẹrù kan bí i kiní kò ní ní-- ẹ̀yìn kiní rí ò ní jẹ́ balance dáadáa lẹ́yìn níbi ẹrù. Àti pé ọ̀pọ̀ ìgbà mi, ṣé ẹ rí àwọn tailor wá yí iṣẹ́ ibí wọn pọ́n. Báágì àpò ẹ̀yìn kan tí mo rà fún ọmọ mi, lóòótọ́, èmi ò rò pé àwọn tó máa ń ṣe ni wọ́n ṣe báágì yẹn. Ṣùgbọ́n tailor ni ó rán. Tailor tó kọ́ iṣẹ́, iṣẹ́ aṣọ ò yàtọ̀ sí tailor tó kọ́ báágì àpò ẹ̀yìn. Àwọn tó wá kọ́ tailor iṣẹ́ aṣọ yìí, wọ́n á fẹ́ máa rán báágì àpò ẹ̀yìn. Báágì àpò ẹ̀yìn kọ́ lẹ́kọ̀ọ́, iṣẹ́ aṣọ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n wọ́n ní rárá, àwọn ọmọ gbogbo ẹ ṣe. Àwọn ló'tiẹ́ gba òde ayé kan láwùjọ nísìnyí tó yẹ pé gbogbo ibi tí ẹ bá wọ, wọn wá jẹ́ ká òhún tó ń kó wá tó yẹ pé iṣẹ́ wọn ni, gangan iṣẹ́ tí wọ́n kọ́ ni, kó rí ọjà tàbí kó rí rérè ọjà. Àwọn gangan wọ́n fẹ́ máa ṣe. Lébi pé àá, ó wà lórísìírísìí, ó kò sí nǹkan tí ò lè fi rán báágì àpò ẹ̀yìn. Mo ní lọ́jọ́ kan tí àwọn ọmọ mi ṣe kiní ní school, school day wọn. Ni ọmọ kan, àá, àpò sìmẹ́ǹtì ni wọ́n fi bá a rán báágì àpò ẹ̀yìn. Mo ní kí ló dé? Ó yẹ kí léyìí kó máa ṣe lẹ̀ ní àwùjọ. Tí àwọn ọmọ owó bá gbin nǹkan, wọ́n gbìn nǹkan tó dùn ún, tí yóò jẹ́ kó yan gan láwùjọ. Àti bẹ́ẹ̀ ni wọ́n ti ń fi ọmọ yìí ṣe yeye tọ́ ọmọ yìí sunkún. Èmi mo ní kó má fi ṣe yeye mo. Nǹkan tí àwọn òbí rẹ̀ ní, nína wọn rà fún, kì í ṣe ẹbí wọn. Àti pé àwọn òbí bóyá a ní nǹkan àbá a ní nǹkan. Tí àwọn ọmọ wá ba ti l'awon o fẹ́ràn nǹkan yìí, ẹ má ja má ra fún wọn. Kì í ṣe gbogbo ìgbà tí awa wo pé nǹkan yìí ó dáa fún ọmọ. Tí àwọn bá ti ní àwọn ò fẹ́ràn rẹ̀, ẹ já fi wọ́n lẹ́, kì í ṣe túnlàsì. Torí pé a mọ nǹkan tí àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n ń sọ sí wọn. Bóyá àwọn ọ̀rẹ́ wọn yìí gbérù nǹkan báyẹn. Ẹ̀hen, èmi tẹ̀ mí. Àti pé àwọn oníbàárà mi kọ̀ọ̀kan, wọ́n máa ń sọ fún mi pé tí mo bá lọ irìǹ kìn gbé báágì àpò ẹ̀yìn wá, pé ó máa ń yá lórí igbá wọn. Ẹ̀hen, tí wọ́n bá ti sọ fún mi, màá gbé wá, wọn lè ta. Ṣùgbọ́n tí wọ́n bá ti sọ fún mi, èmi ẹ didì ra, wipe kin kò wá torí ìgbà mi kì í yá. Tí àwọn ọmọ bá ti wọlé wípé wọ́n wà lọludé, wọ́n wọlé, kò ní yá. Ẹ̀hen, kì í ṣe ọjà tó máa ń yá lọ títí.

Bẹ́ẹ̀ni, mo ti gun àlùpùpù rí àti pé gúgùn mi tí mo ń gun kì í ṣe pé èmi mo ń gun fúnra mi. Wọ́n gbé mi ni iná lẹ́ni ni wọ́n fi gbé mi a fi rìnrìn àjò lọ sí ìlú kan tí ó jìnà sí ọ̀dọ̀ wa. Àlùpùpù náà nǹkan tó dára ni torí pé ó ti ẹ̀ ya tí àwọn ọkọ̀ bá lọ lójú pópó, tó jẹ́ pé bó ya oun kàn ǹkan ṣẹlẹ̀ níwájú, àlùpùpù yóò jẹ́ nǹkan tó yá tó jẹ́ pé ó tètè máa lọ lójú pópó. Ọkọ̀ mi náà ni torí pé ìgbà mí tí ọkọ̀ bá wù yàn gùn, àlùpùpù yí iṣẹ́ tí èèyàn o lérò náà ló máa ń ṣe. Àlùpùpù náà ni bàbá mi náà máa ń gbé lọ sí oko torí pé torí àwọn alágbàṣe yẹn, wọn o le máa ń gbé ọkọ̀ wọn lọ sí oko àti pé kan kó àwọn alágbàṣe wọn á rọ̀ wọ́n lọ torí ẹmọ̀ àwọn alágbàṣe yìí wọn mọ àlùpùpù gùn gan torí àti pé àlùpùpù òjò rọ̀ o òjò ò rọ̀. Kò sí ojú ọ̀nà tí ò ní wọ́ àfi tí ǹkan bá n ṣe tó bá yọnu, ó sì di dandan kí èèyàn tún un ṣe. Iná ló fi máa ń ṣe bí i pé ìgbà mí kì í fẹ́ ṣiṣẹ́ dáadáa àti pé àwọn tí mo bá lọ sí ọ̀run èèrùn láti ra ọjà sí igbà mí, tí a bá dé ìlú mi, wọ́n ni ọkọ̀ kìí lọ inú ìlú yìí o àlùpùpù ni ká gbé kì í ṣe pé ọkọ̀ yìí lè lọ. Ṣùgbọ́n torí pé ojú ọ̀nà ò dá, iná ni wọ́n fi, wọ́n fi máa ń sọ pé àlùpùpù ni kí èèyàn gbé. Owó tá wọ́n alálùpùpù yi sì ń gb, kì í ṣe owó kékeré o. Owó gọbọi ni wọ́n máa ń gbà lọ́wọ́ èèyàn tó jẹ́ pé àwọn náà máa ń fún èèyàn ní bí i ọpí tí àwọn gbé èèyàn ní ọkọ̀ lójú pópó ni wọ́n ṣe máa ń gba owó wọn. Àwọn náà mú iṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ ni torí àwọn tó ní àlùpùpù yìí ọ̀pọ̀ wọn ni wọ́n máa ń fi ń ko èrò lọ sí ìlú mìíràn tí wọ́n máa n rí owó wọn padà. Àti pé èmi gangan bíi alára, mo ní àlùpùpù torí pé àlùpùpù jẹ́ ọ̀nà iṣẹ́ mi ṣíṣe tí èèyàn máa ń ní bí nísìínyi mòo ra bí méjì, mò kó fún àwọn èèyàn. Wipè tó bá ti di ìparí ọ̀sẹ̀ ọ̀sẹ̀, iyebáyi lẹ máa fún mi, iyebáyi ni iwó mu. Ṣùgbọ́n tí ǹkan bá ti ṣe àlùpùpù, èmi àti lájọpín owó nìsin. Èyí, ìdí tá sì jọ fi pín owó yẹn sọnù pé tí àlùpùpù tí mo fún ẹ tó bá ti lo oṣù mẹ́fà lọ́wọ́ ẹ̀, èmi kọ́ máa tún un ṣe tí ǹkan bá ṣe torí bí mo ṣe fún, kò sí ǹkankan tó ṣe, kò ní yọnu, kò sí ǹkankan. So tí ǹkan bá ṣe lẹ́yìn oṣù mẹ́fà, èmi àti ẹ lájọpín owó ni. Ẹ̀hẹn. Bẹ́ẹ̀ bẹ́ẹ́ bẹ́ẹ̀ torí pé ó jẹ́ iṣẹ́ tó dà gan láwùjọ tó jẹ́ pé àti tí ènìyàn lè rò pé owó a wọlé ni owó a wọlé tí owó bá tún sá fẹ́rẹ lọ́wọ́ èèyàn tí èèyàn bá ní àwọn iṣẹ́, ẹ̀, ẹ̀, business báyìí owó a tú wọlé díẹ̀ tó jẹ́ pé ibi tí èèyàn olè rò mo rántí pé ní ọdún tó lọ lóun, owó àlùpùpù tí ẹni kan máa ń kó fún mi tí mò ń kó fún èèyàn tó máa ń kó fún mi tó máa ń fún mi ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tó ọ̀sẹ̀ ọ̀sẹ̀, iná ò fi san owó ilé ìwé ọmọ mi. A rí pé àlùpùpù ó jẹ́ ǹkan tó jẹ́ pé àwọn èèyàn, ó tún jẹ́ kó ní ọ̀nà ọ̀rọ̀, ó jẹ́ kó náà wọn tún gbòòrò ṣe. Ẹni tí ò lówo ọkọ̀, ó lè ra àlùpùpù. Ẹ̀hẹn. Torí pé owó ọ̀dọ́ gba. Bẹ́ẹ̀ ni ayé yìí ṣe rí.

Àwọn nǹkan tó wà nínú àpò owó mi, nǹkan oríṣi mẹ́ta ni. Nǹkan àkọ́kọ́ ni owó mi, owó mi, ó gbọ́dọ̀ wà nínú àpò owó mi. Nǹkan kejì ni ìwé, nǹkan kẹta ni báìrò. Nǹkan mẹ́ta yìí náà ló wà ní inú àpò owó mi. Ìdí àkọ́kọ́ tí mo fi jẹ́ kí ìwé àti báìrò kó wà nínú àpò owó mi ni pé ìgbà mìíràn tó bá jẹ́ pé a ní àwọn oníbàárà tuntun tíwọn fẹ́ ra ọjà, ẹ̀hen, nǹkan tíwọn bá fẹ́ rà, ìgbà mì tíwọn bá san owó rẹ̀ tán, orí ìwé yìí ni ń kọ sí. Ìwé yìí àti báìrò yìí ni màá lò láti fi kọ. Tàbí tí èèyàn bá jẹ mí lówó nígbà mì tí ǹ bá tètè rántí, ibẹ̀ ni màá kọ sí kí ǹ lè rántí nígbà mìíràn. Torí tí mo bá jókòó, tí ǹ bá ń ṣe ìṣirò àbí tí ǹ bá rántí, mo bá ṣí ìwé yìí tí mo bá rí, màá rí pé, à, ẹni yìí ó jẹ mí ní owó tó bá di ọjọ́ mi tò bá wá. Àbí mo lè pè é lórí fóònù mi pẹ̀tọ́. Owó mi tí ẹ jẹ mí òún dà, ẹ̀hen. Àti pé àpò owó mi èmi fi báyẹn ṣeré. Torí ilé owó mi ó dàbí bí pé Ọlọ́run náà ni. Lẹ́yìn Ọlọ́run ilé owó èèyàn ni. Torí pé èmi e fi báyẹn ṣeré rárá. Àti pé gẹ́gẹ́ bí èèyàn tó ní ọjà nínú oj tó ń ta ọjà, ẹ̀hen, àpò owó yan oyẹ kó máa wà ní ara èèyàn náà gbogbo ìgbà ni. Torí ẹ̀ma irú èrò tó lè wọ kode fi ọwọ́ kó fi kó lọ, tó kó fi kọ́ àpò owó yẹn lọ. Pàápàá jùlọ ìgbà mìíràn ti eri tí èèyàn bá lọ sí ọ̀rìn. Torí bí èmi nǹkan tí mo bá lọ sí ìrìn láti lọ ra ọjà, nǹkan mi nbẹ̀ tó jẹ́ pé tí mo bá rí, màá fẹ́ kọ orúkọ rẹ̀ sí orí, orí ìwé mi. Torí pé tí ǹ bá kọ sí orí ìwé tàbí tí ǹ bá yà sí orí fóònù, mo lè má rántí orúkọ rẹ̀. Àti pé ṣebí tí mo bá kọ sí orí ìwé, ẹ̀hen, tí mo bá yà sí orí fóònù tí mo bá délé, màá rántí pé, à, nǹkan tí mo yà yìí orúkọ ẹ ni. Màá wá máa fi hàn àwọn oníbàárà mi wípé, ṣé wọ́n fẹ́ràn kíni yì? Pé tí mo bá kó wá, nǹkan báyìí ló wúlò fún un. Ṣé wọ́n rà á? Ẹ̀hen. Tíwọn bá sì ti sọ fún mi pé, pé kí ń kó wá. Mo bá ti fi rìn ìrìn méjì mẹ́ta, mo sì ti sọ orúkọ rẹ̀. Tíwọn bá sì sọ fún mi pé kí ń kó wá. Kò tẹ́ ẹ nílò pé mo rìn ìrìnàjò padà lọ síbẹ̀. Màá kàn pè àwọn ènìyàn lórí fóònù pé ọjà báyìí báyìí báyìí báyìí báyìí, ẹ bá mi, ẹ bá mi ṣe kó. Rán iṣẹ́. Àti bẹ́ẹ̀ náà ó tẹ̀ tó kó rán iṣẹ́ tí mo bá ti rí fún ìgbà àkọ́kọ́, mo bá ti sọ orúkọ ẹ̀ fún un, ń ti kọ orúkọ iye rẹ̀. Bíi dọ́sìnì ni bóyá torí mi ta ọjà ẹyọ éyọ. Àbí dọ́sìnì méjì. Tó bá ti ń jẹ́ dọ́sìnì méjì, ó gbọ́dọ̀ di owó díẹ̀. Tó bá tún ti lé ní ọ̀kan, bíi dọ́sìnì mẹ́ta bí dọ́sìnì mẹ́rin, bí owó ná bá ṣe gunpa sìí, iná ni owó rẹ̀ ó ṣe máa wálẹ̀ sí díẹ̀díẹ̀. Bí èmi ṣe máa ń ṣe ni. Àwọn ìwúlò báìrò yìí àti ìwé yìí ni. Àti pé ìgbà mìíràn mo bá fẹ́ gba nọ́mbà àwọn oníbàárà tuntun tójẹ́ pé mi tíì fẹ́ fi sórí fóònù mi ayára bí àsá mi lọ títí, màá kọ́kọ́ kọ síbi ìwé yìí. Màá wá fi orúkọ wọn sí. Ẹ̀hen, orúkọ ni. Tí mo bá ti ṣe tán tí mo tajà tán lálẹ́ tí mo ti darí sílé, ẹ̀hen, màá wá jókòó. Màá wá máa fi sí orí fóònù mi lẹ́yọ kọ̀kan. Màá máa fi orúkọ wọn sí. Àti pàṣẹ bẹ́ẹ̀, a wà níbi ibẹ̀. Torí àì lè sọ ìgbà mìíràn. Fóònù lè sọnù, wọn lè jí gbé. Tí wọn bá sì ti jí gbé, èmi e fẹ́ nǹkan tó jẹ́ pé màá sọ fó--, màá sọ nọ́mbà àwọn oníbàárà mi tuntun àbí àwọn èèyàn tí mo ti mọ̀ rí. Màá wá sọ dànù. Ìwúlò ẹ̀ tún nìyẹn. Ìwúlò mìí tún ni pé ìgbà mìí, a lè lọ fún ìpàdé pàjáwìrì nínú ọjà. Tọ́, irú ìpàdé pàjáwìrì yìí wọ́n kàn lè ni tọ́. Ọjà báyìí o iye báyìí ni ẹ jẹ ká máa tà. Tí wọ́n bá ti sọ bẹ́ẹ̀, ǹ tí sáré kọ kalẹ̀ pé ọjà báyìí ó ti léwó àbí ọjà báyìí ó ti dín owó. Báyìí ni ká máa tà. Àwọn ìwúlò nǹkan yìí ni eléyìí.

Ibi tí mo ń fẹ́ràn lọ jù, o pín sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà àkọ́kọ́ ni pé tí mo bá fẹ́ rin ìrìnàjò lọ sí ìlú mìíràn láti lọ ra ọjà sí igbà mi, mo fẹ́ràn láti lọ, inú mi máa ń dùn ni pé a, mo ta ọjà yìí tán ni mo fẹ́ rin ìrìnàjò àti pé mo fẹ́ lọ kó ọjà tuntun wá. Ẹ̀hẹ́n, inú mi máa ń dùn. Ọ̀nà kẹta tí mo, ọ̀nà kejì tí mo tún fẹ́ràn kí máa lọ jù náà ni ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi. Nítorí tó jọ́ bá ti pẹ́, ọ̀rẹ́ gidi tó jẹ́ pé a ń ṣe àǹfààní fúnra wa. Tí mo bá ti fẹ́ lọ sọ́dọ̀ wọn, inú mi máa ń dùn pé mo fẹ́ rí ọ̀rẹ́ mi. A bá ríra, ó máa dáná fún mi, a máa sọ̀rọ̀, a máa sọ̀rọ̀ àtijọ́, a tún máa gba ara wa níyànjú. Kì í ṣe pé àń-à ń ríra wa láti ṣe òfoofo ẹlòmí àbí láti sọ̀rọ̀ tí óò jọra wọn. A máa gba ara wa yànjú. Ǹkan tó bá ń dúnnu, ọ̀rẹ́ mi yóò sọ fún mi, ǹkan tó bá ń dúnnu náà, òun naa ó sọ fún mi. Pápá jù lọ kú síkìnì àti ọ̀rẹ́ mi, tí a bá fẹ́ ríra ká máa sọ̀rọ̀ ǹkan tó ń dowó. Ǹkan tó sì jẹ́ pé ta bá bẹ̀rẹ̀ lọ́jọ́ yìí ni, àwa ni ò rí i tọ́rọ kọ́bọ̀ níbí be. Bí mo ṣe fẹ́ràn ki n lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi jù ìníyẹn. Ọ̀nà kẹta tí mo tún fẹ́ràn, ibi tí mo tún fẹ́ràn láti máa lọ ni ilé, ẹ́hìn, òde àríyá. Mo fẹ́ràn láti máa lọ sí òde àríyá torí won ní ọmọ tó bá ṣiṣẹ́ dédé, ó lásikó ìgbádùn. Àwọn bàbá ńlá wa náà ló máa ń sọ bẹ́ẹ̀ léde Yorùbá. Mo ló-- mo fẹ́ràn láti máa lọ òde àríyá. Se ri emi n tèmi, tóde àríyá bá ti wà, ẹ pè mí. Èmi ò n fì ṣeré. Òde àríyá èmi i fi bá yan ṣeré. Màá ti mú aṣọ mi, màá ti lọ kalẹ̀, màá ti ṣe gẹ́gẹ́, màá tẹ-- máa lọ sí òde àríyá. Torí l'òde àríyá, èyàn o gbàgbé gbogbo iṣòrò rẹ̀. Gbogbo iṣẹ́ tí ẹ̀yan ti ṣe, a, èyàn o ti ẹ̀ ní sími díẹ̀ yí pé èyàn o kọ̀ọ̀kan gbàgbé iṣòrò. Bé ẹ̀eyan bá jó àbí tí ẹ̀eyan bá rí ẹeyan tó ń pà yan lẹ́ẹ̀rín. Pápá jù lọ l'òde àríyá, bá tú ríra wa, ìgbà mí àwọn ọ̀rẹ́ mi náà máa wá. Tí wọ́n bá wá, a sọ̀rọ̀ sí i tí bó ṣe ń lọ lọ́dọ̀ mi, bó ṣe ń lọ lọ́dọ̀ wọn. A, a fúnra wa ní ìròyìn oríṣiríṣi. Ẹ̀hẹ́n, àti pé ìròyìn oríṣiríṣi nípa ǹkan tó ń lọ ní ìlú mìíràn. A tún sọ, a tún sorọ àwọn enìyan tá n jọ́ n bá ṣiṣẹ́, bí oǹikaluku ṣe ń wù wà. Ẹ̀hẹ́n, a máa ń sọ tó jẹ́ pé a máa ń fúnra wa ní ìṣíjú ojú tuntun sí ǹkan wọ̀nyí. Àwọn kan mìíràn tó jẹ́ pé ó digba tí mo bá lọ òde àríyá máa ní, "Ẹ̀hẹ́n, irú oúnjẹ yìí ṣe wà?" Mo wá pe ẹni tó ṣe àwọn olópo tan máa ṣe yí pe. Mo ti lọ sóde àríyá kan rí tí mo jẹ iru oúnjẹ kan, mo pe olópo pé e dákùn, báwò lè ṣe ṣe oúnjẹ yìí. Olópo náà ló ṣo awon ǹkan tí màá rà lọ́jà. Èmi ò mọ̀ pé irú oúnjẹ ni. Mo máa ń rí, mo mọ àwọn èlò rẹ̀ pọ̀ lọ́jà. Ṣùgbọ́n èmi o mọ̀ pé tí a bá mú míní-mú ní méjì pọ̀, a di irú ǹkan báyìí tó jẹ́ pé a ti ẹ̀ wá dùn lẹ́ẹ́nu de bi pe. Èyí o tún máa beèrè kan tun fún yan sí ní òde ináwo. Kétẹ́ tí mo ti lọ bẹ́rẹ́, olópo ló sọ fún mi bí n ṣe ṣe. Bí ó ṣe sọ fún mi, a mo dùpẹ́ lọ́wọ́ e. Ìgbà tí èmi náà dé ilé, ọjọ́ ọjà tó tẹ̀lé, mo bọ́ sọ́jà ni mo ra gbogbo ẹ̀. Nígbà tí mo rà á, inú mi dùn torí pé bó ṣe sọ fún mi, èmi náà fara balẹ̀ mo fi ṣe. Ó sì jẹ́ ǹkan tí mo mọ̀. Ọkọ mi sì fẹ́ràn rẹ̀ láti jẹ. Awọn mi náà fẹ́ràn rẹ̀ lójú ọ̀nyà. Wọ́n ní, "Ẹ̀hẹn, ìyá mi, ójoójúmọ́ ni à ń fẹ́ kí ẹ máa ṣe irú oúnjẹ yìí." Mo wá sọ fọ́ko mi pé oúnjẹ yìí, mo de ko ní òde àríyá tí mo lọ ni o. Bá kan méjì ló bá ní, "A, óúnjẹ àwọn òògùn fi bẹ́rẹ̀ lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni." Ọ̀na, òde àríyá èmi fẹ́ràn rẹ̀ gan torí pé ọkàn èyàn o tún sinmi, èyàn ó gbàgbé àwọn iṣòrò àti pé ibi tí mo tún fẹ́ràn láti máa lọ ẹlẹ́ẹ̀kẹ́rin, ilé ìjọsìn. A, mi le fi ilé ìjọsìn mi ṣeré lọ́jọ́ ìsinmi torí pé ọjọ́ nìí, màá gbàdúrà sí eléèdúà torí pé ó ti ẹ̀ dá mi sí ti lé tilé tẹ́bítára. Màá gbàdúrà, màá tún sọ àwọn ẹ̀dùn ọkàn mi fún eléèdúà kí eléèdúà tó tètè mú ṣẹ́ fún mi. Torí kò sí bí ẹ̀yan ṣe wà láyé tó jẹ́ pé a ní ǹkan tá ń bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kí Ọlọ́run ko gbàdúrà wa ni. Èmi e fi ọjọ́ ìsinmi ṣeré torí pé màá kọrin, màá tún jó. Mo fẹ́ràn ijó jíjò gan. A, a fúnra wa ní ìròyìn oríṣiríṣi. Ẹ̀hẹ́n, àti pé ìròyìn oríṣiríṣi nípa ǹkan tó ń lọ ní ìlú mìíràn.

Bẹ́ẹ̀ni, mo ti lé èèyàn kúrò ní ẹnu iṣẹ́ mi rí torí pé, "a, ọkùnrin ni mo lé kúrò. Ọkùnrin yìí ó ṣe mí ní ìjàmbá pẹ̀lú pé mo fẹ́ràn rẹ̀ gan, ó ṣe mí ní ìjàmbá o." Ó ní, "ẹ́rò jẹ́ pé kí ń fẹ́ ọmọṣẹ́ kan láàrín àwọn obìnrin tó wọ́n jọ ń ṣiṣẹ́." Èmi sì ti sọ, "tó bá ń bá mi ṣiṣẹ́, èmi ò fẹ́ kí ẹ wá máa fẹ́ ara yín níbi iṣẹ́ mi." Wọ́n ni kò sí ìrònú. Tí mo bá fẹ́ gba òṣìṣẹ́ tuntun, ǹkan tí ń yá ló jọ́kùnrin ààbò obìnrin ni, ó ò gbọ́dọ̀, ẹ gbọ́dọ̀ fẹ́ra yín lẹ́nu iṣẹ́ mi. Èmi ò fẹ́ irú ǹkan báyìí. Wọ́n ni kò sí ǹkan tó jọ. Mo wá rí pé ọkùnrin yìí ó ń fẹ́ òṣìṣẹ́ mi obìnrin kan. Òṣìṣẹ́ mi làwọn méjèèjì náà, wọ́n máa ń fẹ́ra wọn. Mo wá rí, mo rí nínú ìwà wọn bó ṣe máa ń ṣe àti pé tó bá di àkókò tó ń fẹ́ lò jẹun, bó ṣe máa ń jo ṣe. Mo ti rí wọn dáadáa. Mo wá pè obìnrin náà lọ́jọ́ kan, mo ní, "ìwọ sóòótọ́ fún mi, mo mọ̀ pé obìnrin sóbinrin ni wá, kí ni ǹkan tó wà láàrín wa àti arákùnrin yìí?" Ó ní, "à, ní bí èèyàn òògá, kò sí ǹkan kan. Ọ̀rẹ́ làwọn kàn jẹ́ ní torí pé àwọn jọ ń ṣiṣẹ́, bẹ́ẹ̀ làwọn fi rí inú wa papọ̀." Mo ní, "tọ́, kò sí ìyònú." Ìyà ọkùnrin mo wá pè, mo ní, "ìwọ, kí ni ǹkan tó wà láàrín ìwọ àti lágbàjá arábìnrin?" Ó ní, "à, bí àbúrò ni ó jẹ́ si oun, mólèbí làwọn, kí ni ǹkan kí ni kí a mú." "Irú ǹkan báyìí o." Ó ní, "à, rárá, ọ̀gá, kò sí ǹkan tó jọ." Mo ní, "tọ́, èmi ti ní tòótọ́ ọ̀sẹ̀ tó tẹ̀lé tí mo kí lọ fún wọn. Mo bá lọ, mo sá wà lé, mi lọ sí ìsọ̀ mi, àmọ́ ni wọ́n wà ní ìsọ̀. Mo bá rí, èmi lè ní camera ní ibi iṣẹ́ mi ní ìsọ̀ mi tó yẹ pé gbogbo ǹkan tó ń ṣẹlẹ̀, àwọn ọmọṣẹ́ mi wò pé camera bẹ ní ibi iṣẹ́ mi o. Wọn ò mọ̀ torí pé gbogbo ǹkan tó ń ṣẹlẹ̀ màá máa rí ní ilé mi. Ìsọ̀ ni camera wa sùgbọ́n gbogbo ǹkan tó ń ṣẹlẹ̀ màá máa rí ní orí fóònù mi ní ilé. Mo bá rí pé wọ́n bá yí sí ṣọ́ọ̀bù ẹlẹ́ẹ̀kejì tó wà nítorí àwọn ṣọ́ọ̀bù mẹ́ta ni èmi já pọ̀. Èyí tó wà nínú nínú, àwọn obìnrin ọkùnrin yìí wọ́n bá ń bá ara wọn sùn. Àwọn méjèèjì ọkùnrin àti obìnrin wọ́n ń bá ara wọn sùn. A, ara mi dùn má sọ. Bẹ́ẹ̀ ni mo wọ sọ, ó di ṣọ́ọ̀bù mi. Ìgbà tí mo dé ṣọ́ọ̀bù mi, àwọn gán mọ kọ́kọ́rí, mo bá pè wọ́n, mo pè wọ́n sípọ́ ọ̀rọ̀. Mo ní kí ló jẹ́ wọ́n fi ń bá ara wọn sùn nínú ṣọ́ọ̀bù mi? A, wọ́n ní, "rárá o, àwọn ń bá ara wọn sùn." A, mo ní, "tọ́, mo bá pè wọ́n." Mo ní màá pè àwọn yòókù tí wọ́n jọ ń ṣiṣẹ́, màá pè wọ́n. Wọn, àwọn náà mọ irú ǹkan tí wọ́n ń ṣe tí wọ́n dán torí tí mo bá lé wọ́n báyìí, wọ́n ní èèyàn burúkú ni ọ̀gá wọn, bí mọ́ ṣé pè àwọn yòókù nìyẹn. Wọ́n ní ṣé èyin mọ̀ pé àwọn, ẹ̀, arákùnrin yàtọ̀ arábìnrin, wọ́n ń bá ara wọn sùn nínú ṣọ́ọ̀bù mí. Àti pé gẹ́gẹ́ bí Yorùbá, ibi ilé ìtajà èèyàn kò dá kí ẹ̀yàn máa bá ara wọn sùn níbi ibẹ̀, kò dá. Mo bá ní, "a." Wọ́n bá ní, "rárá, àwọn ò ṣe ọ̀gá kíni kan." Bí mo ṣe gbé fóònù alágbèéká mi jáde nìyẹn ni mo fi àwòrán níhìn-ín. Wọ́n ní, "a, ta ló ṣe fídíò àwọn báwọn ṣiṣẹ́ ni?" Mo ní, "òṣè tí ó ṣe fídíò yìí, èmi mo rí yín fúnra mi. Látò ní ìlọ̀, ẹ má dẹ ibi iṣẹ́ mi mọ́." Wọ́n bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀, èmi ò gba wọ́n padà bí mo ṣe lé wọ́n nìyẹn. Ẹni kejì tí mo tú lé àbẹ́ ẹnì kẹta tí mo tú lé kùro lẹ́nu iṣẹ́ mi, obìnrin ni. Obìnrin yìí bí mo ṣe gbà, àánú obìnrin sóbinrin ni mo fi wò. Ṣé ó lè ṣiṣẹ́? Ó lohùn, ó lè ṣiṣẹ́. Tọ́, iṣẹ́ yìí náà kì í ṣe pé iṣẹ́ alágbára náà ni, ó sì ni ọmọ kan lọ. “Bá bọ́ ọmọ rẹ̀ ńkọ́, èmi ń gbé tó lọ́ ọmọ kékeré lọ́wọ́, torí kò á máa máa pàrí wo.” "Bá bọ ọmọ rẹ ńkọ́." Ó ní, "a, àwọn ò fẹ́ra mó." Àti ìbà tí ó ti pè ṣé oúnjẹ fún àwọn kan kò sí wà là, wàá máa ṣiṣẹ́. Ṣá gbà pẹ̀lú ọmọ rẹ, ọmọ rẹ ó kí ń gbá mi má bá gbé. A, obìnrin yìí mo rí pé inú ṣọ́ọ̀bù mi tó wà nínú nínú, mo já ṣọ́ọ̀bù rẹ̀ bọ̀. Obìnrin yìí ó lọ mú aṣọ níbí bẹ̀, á dì mò ẹrù rẹ̀, á mú lọ síta, á mú lọlé. A, ó ṣe bẹ́ẹ̀ nígbà àkọ́kọ́, ó ṣe bẹ́ẹ̀ nígbà kejì, mi sọ̀rọ̀. Ó ṣe bẹ́ẹ̀ nígbà kẹta. Ìgbà kẹta tí ó ṣe, bó ṣe wá sí ṣọ́ọ̀bù ní jọ́ kejì. Wọ́n ní ìyà lágbẹ́jà, ó ń jí ọjà mi kọ́, èmi àti re ó sì jà o. Kì í ṣe pé a jà lásán, nìlẹ̀ ó kúrò nínú ilé ìtajà mi. Ó ní, "a, rárá o mú, a, ọ̀gá, òun ò jí kó." Mo ní, "tọ́." Ìgbà tó tó ṣe nígbà kẹrin ìyẹn sọ̀rọ̀. Ìgbà kárùn-ún báyìí, mo mú fón, ẹ̀, fóònù alágbèéká mi mo fi hàn án, bó ṣe ń mu. A, ó yá a lẹ́nu. Òun ò ní ṣe rú ẹ mọ́. Mo ṣe lé dààní nìyẹn. Èmi ń tèmi. Ibi tí mò ń tí náà kọjá òun fún mi lọ́fẹ̀ẹ́. Ìyẹn mẹ́ta ni mò ti kú lẹ́nu kúrò lẹ́nu iṣẹ́ mi torí ǹ.

À, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn gan torí èmi ẹ fi ṣeré. Ó máa ń jẹ́ ranti ìgbà táa kéré láyé àtijọ́ tí bàbá bàbá mi tán táa bá ti jẹun alẹ́ tán. Toyẹ pé tí wọ́n bá ti lọ sọkọ làtaárọ̀, tí wọ́n bá ti dé ní ìrọ̀lẹ́, wọ́n wá gbé ìrẹ̀. Àwọn ìrẹ̀ tí wọ́n bá ti pàdé ni, a wàásùn. A bá ti sùn, lẹ́yìn igbá ta bá ti jẹun alẹ́ tán, là ń sùn àwọn ìrẹ̀ yìí. Àwọn oorun tí ìrẹ̀ yóò máa rùn, inú mi ó máa dùn torí mo fẹ́ran oorun ìrẹ̀ gan-an. A wàá fàtàyi, a wa máa jẹ. Bàbá bàbá mi ó fi lé wa lọ́wọ́. A máa ń jẹ. Bàbá bá se ń jẹ, bàbá bàbá mi ó máa fún wa ní àwọn àlọ́, àlọ́ apanilẹ́rìn, àwọn àlọ́ Ìjàpá, àlọ́ ìrẹ̀ tó ń bẹ. Ni bàbá bàbá mi ó mọ̀ fún wa de bi pé nìgbána. Ah, ayé àtijọ́ dùn torí ohun meere meere. Àwọn iṣẹ́ àwọn àlọ́ àṣẹ bàáyé. Torí jẹ pé nígbà mìíràn tí mo bá rán fún àwọn àlọ́ yìí, tí bàbá bàbá mi bá pa fún mi, máa jẹ máa rán tí bílẹ̀ ayé ṣe ń jí láyé ọ̀la ju tàwà ẹ. Sẹ́ ẹ rí, a fi bí i pé àwọn bàbá bàbá wa wọ́n ti rí nǹkan tí yóò ṣẹlẹ̀ nígbà tí ilẹ̀ ayé bá dàbàáyé. Torí gbogbo nǹkan tí wọ́n máa ń fi ń sọ̀rọ̀, tí wọ́n máa ń fi ń pa òwe fún ènìyàn, tí wọ́n máa ń fi ń pa àlọ́, iná ló ń ṣẹlẹ̀ láyé ìsín. Wọ́n bá ṣi tí ń pa àwọn àlọ́ apanilẹ́rìn, inú mi máa ń dùn gan-an torí à, tí bàbá bàbá mi bá ń pa àlọ́, èmi ẹ tètè sùn kí n mo fe fi oorun ṣe. Ti e bá ti gbọ́ orun wẹ̀ lásìkò yìí kó. Bàbá bàbá mi ti bẹ̀rẹ̀ nínì. Àti pé orí ètò kan náà wà ní orí rédíò kan torí ẹ pé àwọn náà máa ń pa àwọn àlọ́ apanilẹ́rìn. Wọ́n bá ń pa àwọn àlọ́ yìí, ìhun máa ní ìṣítí. Lóo tó ouń pa yan lẹ́rìn o. Ṣùgbọ́n ìyẹn rí ọgbọ́n. Eeyan rí ọgbọ́n kọ́ níbi bẹ̀. Kò kan sé pé eeyan nǹkan rẹ́rin. Kì í ṣe ala rádarada. Ni àbí kì í ṣe alọ rádarada. Se pe eeyan nǹkan rẹ́rin lásán. Mo oun rẹ́rin mo òun rí ẹ̀kọ́ kọ́ níbi bẹ̀ ni. Bo ṣe ń rẹ́ ni, ló ń rí ẹ̀kọ́ kọ́kọ́, ẹ̀kọ́ kọ́ níbi bẹ̀. Bẹ́ẹ̀ náà ni ti rédíò station yìí. Àh, tojí wipe ayé ìsín ni bàbá yi. Bàbá yìí ti dàgbà. Tu awon náà máa ń wá ní gbogbo ọjọ́ Jímọ̀ ní ago méjì ọ̀sán. Ìgbà mí, ọjọ́ Àlàmísì náà, wọn o wá ní ago méẹ̀. Ti rí bá ayé ṣe yìí, bí èèyàn ṣe ń pa àlọ́ láyé àtijọ́. Wípé báyìí ni, báyìí ni, bẹ́ẹ̀ la ṣe ń rí láyé ìsín. Àwọn ọmọ ìsín ò mọ̀ nǹkan tí ń je alọ apanilẹ́rìn. Kí wọn mọ̀? Àbí wọn ti jókòó ti tẹlifíṣàn kan máa wo tẹlifíṣàn. Àwọn ọmọ ìsín yìí, wọn tí èmi, mo mọ fẹ́ lè mi, wọn ò mọ̀ nǹkan tí ó ń jẹ́ nǹkan ìṣenbáye. Torí ìṣe báyìí, iná ni àlọ́ apanilẹ́rìn. Ìbẹ̀ là ti mọ̀ ọ́n dáadáa. To wi pe àayé ìṣe báyìí tí wọ́n bá ń pa àlọ́, kò sí nǹkan burúkú lòdì kí gbogbo ènìyàn, gbogbo mọ̀lẹ́bí, inú wọn dùn sí ara wọn. Kò dáa bí ayé ìsín tí àwọn ọmọ bá ara wọn yan odi tí ò lọ. Mo fẹ́ran àlọ́ apanilẹ́rìn gan-an torí pé ìgbà mí gan emi màá ń sanwó fún àwọn ènìyàn láti wá pa àlọ́ fún mi. Kí n lè rẹ́ ni torí mo fẹ́ran rẹ̀ gan-an.